Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Nínú ọ̀sẹ̀, ọjọ́ méje ló wà nnnu ọ̀sẹ̀. Ṣùgbọ́n ọjọ́ tí mo fẹ́ràn jù ni ọjọ́ tá ń pè ní ọjọ́ ìsinmi, ọjọ́ àlàáfíà, táwọn oloyinbo ń pè ní ọjọ́ Sunday. Kí ni ìdí gan-an tí mo fi fẹ́ràn ọjọ́ ìsinmi yìí? Mo fẹ́ràn ọjọ́ ìsinmi nítorí wípé ó jẹ́ ijọ́ tèèyàn máa fi ń sinmi. Kò yẹ kí èèyàn máa ṣiṣẹ́ lálàá lọ́jọ́ ìsinmi. Kò yẹ kí èèyàn máa ṣiṣẹ́ wàhálà lọ́jọ́ ìsinmi. Ọjọ́ tí èèyàn máa bọ́ Ọlọ́run sọ̀rọ̀, tí èèyàn máa wà nínú ìtùnú àti ìdùnnú, òun ni ọjọ́ ìsinmi. Nítorí e mo fẹ́ràn ọjọ́ ìsinmi ju gbogbo ọjọ́ mìíràn lọ.

Ṣé o fẹ́ràn láti má a ṣí fèrèsé ọkọ̀? Mo fẹ́ràn láti má a ṣí fèrèsé ọkọ̀. Nítorí wípé ìlú tí kò bá sí, tí kò bá sí, tí kì í ṣe pé gbogbo ọkọ̀ ló ní amúnútutù ọ́ àwọn ẹ̀rọ tí àwọn ènìyàn máa ń lò láti fi fẹ́ ara nínú ọkọ̀, tí àwọn ènìyàn olóyèbo ń pè ní AC. Gbogbo ọkọ̀ wa ní Nàíjíríà kò ló ní gbogbo AC yẹn nítorí náà ó ṣe é ṣe kí ènìyàn ṣí fèrèsé ọkọ̀ sílẹ̀ tí ènìyàn bá wà nínú ọkọ̀.

Ṣé o fẹ́ràn yíya àwòrán? Mo fẹ́ràn yíya àwòrán. Oríṣìíríṣìí àwòrán ló wà. Yálà kí ọ̀yán ya àwòrán pẹ̀lú àwọn nǹkan tá ń pè ní fóòmù, kí ọ̀yán fi ya àwọn tá ń pè ní picture tàbí ká ya àwòrán pẹ̀lú ìkọ̀wé wa tá fi ya àwòrán. Àwọn ọ̀pọ̀lọpọ̀ máa ń ya àwòrán. Àwọn tá ń pè ní àwọn tó ń ṣe iṣẹ́ ọwọ́ bíi àwọn artist wọ́n máa ń ya àwòrán. Àwọn tó máa ń ya àwòrán àwọn, wọn lè jókòó sí abẹ igi, kọ́bẹ̀tẹ̀ tìní ya àwòrán igi. Ó lè wà nílé, kọ́ gbẹ́rẹ́ yẹn ṣe kẹ́kọ̀ọ́ tẹ́ bẹ̀rẹ̀ sí ní ya àwòrán ilé. Wọ́n jẹ̀ ń lè jó, wọ́n lè ní kèrèǹ ẹ̀dá.

Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìpàdé lórí fóònù, nítorí wípé tí èèyàn bá ní fóònù tó jẹ̀ lé rí nǹkan tó ń pè ní íńtánẹ́ẹ̀tì, ibikíbi tí èèyàn bá wà, kò bá jẹ́ pé èèyàn wà ní ìlú wa ní ilẹ̀ Nàìjíríà bí tàbí tó wà nílùú òkè, ó lè ba ẹnikẹ́ni ṣe ìpàdé lórí fóònù. Ń tí wọn kọ máa sọ ní pé wọ́n a ti fúnra wọn lásìkò tó máa ṣe ìpàdé. Ìgbà mí gan èèyàn mẹ́wàá, èèyàn ọgun lè ṣe ìpàdé lórí fóònù. Fóònù yóò jẹ́ ǹkan ìbánisọ̀rọ̀ tó lágbára gan-an. Àwọn fóònù kò dewà tó ní agbára láti gba ọ̀pọ̀lọpọ̀ èèyàn, láti bá wọn lẹ́ẹ̀kan náà, bá wọn sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà, ṣe ìpàdé lẹ́ẹ̀kan náà gẹ́gẹ́ bí tí wọ́n bá lo àwọn wásààpù, tí wọ́n bá lo tẹ́lígràmù, tí wọ́n bá lo oríṣiríṣi àwọn ǹkan mìíràn, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lè wà lákòókò nígbà kan náà láti kòkò náà láti ṣe ìpàdé ibikíbi tó bá wù wọ́n kan wà, wọ́n lè bá ara wọn ṣe ìpàdé lórí fóònù.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Mo ti gun ọkọ̀ ojú omi rí, ṣùgbọ́n kì í ṣe nǹkan tí èèyàn máa ń gùn ní gbogbo ìgbà. Ọkọ̀ ojú omi ó jẹ́ nǹkan tí àwọn eléèbùn ń pè ní boat, boat or ferry. Nígbà tí mo lọ sí ìlú ọba ní UK, ìgbà yẹn ni mo afẹ́ sọdá láti ìlú kan sí èkejì. Wọ́n dẹ̀ wá gbé ọkọ̀ ojú omi yen wá. Ọkọ̀ yẹn tóbi, a gbé ìwọ, a gbé mọ́tò, a gbé gbogbo yin tí ẹ bá wà ní inú ọkọ̀ yẹn, a gbé yín sọdá sí òdìkejì.

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Oríṣíríṣì àjọ̀dún la máa ń ṣe nílẹ̀ wa. Ọ̀kann inu e ni àjọ̀dún Kérésìmesì, èyí tí ó túmọ̀ sí pé ọjọ́ tí a bí Jésù Krístì. Àjọ̀dún mìràn tó tún wà ni àjọ̀dún iléyá. A de sì máa ń ṣe àjọ̀dún ní tí àwọn tí gbogbogbò máa ń ṣe àjọ̀dún pé àjọ̀dún tó pè ní New Year, ọdún tuntun, ọdún tuntun. Àwọn àjọ̀dún yì wọ́n, wọ́n, wọ́n, wọ́n ṣe é ṣe, wọ́n da gidi. Ṣùgbọ́n àjọ̀dún tí mo fẹ́ràn jù ó ni àjọ̀dún ìgbà tí a bí Jésù Krístì, àjọ̀dún Kérésìmesì, àjọ̀dún Kérésìmesì. Àjọ̀dún yì ó jẹ́ ǹkan tó máa ń ṣe, tó máa ń lárin lárín àwọn, àwọn onígbàgbọ́. Àjọ̀dún yì ni a máa ń ṣe láti fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Àláyé pé ó fún wa ní ọmọ bíbí rẹ̀ kán ṣoṣo, tí a pè ní tá mọ̀ sí Jésù Krístì, ẹni tí ó wá kó fún ẹ ṣe aráyé. Nítorí náà àjọ̀dún yì ó jẹ́ nǹkan tí ó ṣe iyebiye sí mi.

Ṣé o fẹ́ràn lọ sí ilé ìsẹ̀mbáyé? Mo fẹ́ràn láti máa lọ sí ilé ìsẹ̀mbáyé. Ilé ìsẹ̀mbáyé yìí òun ni àwọn eléèbo ń pè ní country home. Ilé ìsẹ̀mbáyé òun ni àwọn eléèbo ń pè ní country home. Mo fẹ́ràn láti máa lọ sí ilé ìsẹ̀mbáyé nítorí wípé ó máa ń jẹ́ ká rántí ibi tí a ti wá. Ilé ìsẹ̀mbáyé jẹ́ ibi tí ọ̀pọ̀lọpọ̀ ò ní àǹfaàní àti máa lọ, ṣùgbọ́n teyàn bá ní àǹfaàní àti lọ sí ilé ìsẹ̀mbáyé, àwọn oríṣìíríṣìí ìtàn àtijọ́ tí àwọn bàbá wa tí wọ́n ń bá wa sọ àwọn ìtàn yẹn, a máa rí kedere. A máa mọ rírìí ibi tí a ti wá. O óyé ibi tí a ti wá, ó máa yé wa ju baa ṣe mọ́ ta bá wà ní ní ìdálẹ̀. Nítorí náà ó ṣe pàtàkì kí ẹ̀dá kan máa lọ sí ilé ìsẹ̀mbáyé. Wíwi pẹ̀lú ọ̀rọ̀ báyìí, ó ṣeeṣẹ pé àwọn etàn, ìtàn àtẹnudẹ́nu a máa ní àǹfaàní àti kọ́ wọn sílẹ̀, wọ́n dẹ̀ wá ní sọnù láyiká wa.

Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé? Ǹkan tí ẹni tí ó kọ ọ̀rọ̀ yìí fẹ́ sọ ni pé báwo ni mo ṣe máa ń lo méjèèjì ẹ́ pọ̀ nípa àárín iṣẹ́ tí màá fún iṣẹ́ láàyè tiẹ̀, tí màá tún fún ìgbésí ayé àti ìgbádùn, ẹfẹ̀ àti ará ilé àti máa lo ìdàpọ̀ pẹ̀lú àwọn ará ilé. Báwo ni mo ṣe máa ń ṣe méjèèjì pọ̀ tí kan o ń fi nígba ayé ikejì? Ǹkan tí ìbéèrè yìí mo rò pé ó ń bi mí nìyẹn. Tóbá dẹ́ wà rí bẹ́ẹ̀, mo máa ń ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé ní àwọn ọ̀nà báyìí. Àṣekó iṣẹ́ wà lọ́tọ̀. Tábá dẹ́ ti ń ṣiṣẹ́, ta ti ṣiṣẹ́, ta ti dá ẹ lẹ́nu iṣẹ́, àṣekó ilé wà lọ́tọ̀. Ìdọ́gba tá a máa ṣe ni pé ìgbà tó bá yẹ kí n ṣe iṣẹ́, mi ò ní ṣe ọ̀rọ̀ léèṣe. Ìgbà tó bá yẹ kí n wà nílé kí n máa ṣe ìgbádùn pẹ̀lú àwọn ará ilé mi, mi ò ní gbé iṣẹ́ wá sílé. Ní ọ̀nà báyìí iṣẹ́ ò ní fará ní ìgbésí ayé, ìgbésí ayé ò ní fará ní iṣẹ́. Ṣùgbọ́n tí ènìyàn bá ń f- bá ń fún iṣẹ́ láàyè ju ìgbésí ayé lọ, ẹni bẹ́ẹ̀ ó ó nílò àti sìmi. Nítorí wípé ká ṣiṣẹ́, ṣiṣẹ́, ṣiṣẹ́, ṣiṣẹ́ kò da ǹkan kan o. Ṣùgbọ́n àlàáfíà lójú. Tí ènìyàn bá ṣiṣẹ́ díẹ̀, á ní sìmi díẹ̀. Tí ẹyan bá ṣàlà ṣiṣẹ́ díẹ̀, á lá àlàáfíà díẹ̀. Iṣẹ́ kò yẹ kó di ìgbésí ayé lọ́wọ́, ìgbésí ayé kò yẹ kó di iṣẹ́ lọ́wọ́.

Ṣé o ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá? Rárá o, mii ní ìforúkọ sílẹ̀ ní ilé ìdárayá. Ọ̀pọ̀lọpọ̀ ilé ìdárayá ló wà nílẹ̀ wa. Ilé ọtí wà, ilé eré wà. Ni ọ̀pọ̀lọpọ̀ ilé ìdárayá yìí, a máa n ní ọtí, a máa ní ìlòpọ̀ pẹ̀lú láàárín ọkùnrin àti obìnrin. Nítorí náà, èmi ò fi orúkọ sílẹ̀ ní ilé ìdárayá. Èmi ò fi orúkọ sílẹ̀ ní ilé ìdárayá. Ilé ìdárayá yìí ó wà lọ́pọ̀lọ́pọ̀ lágbogbo lágbègbè wa, ó wà lọ́pọ̀lọ́pọ̀. Ilé ìdárayá ni ibi tí àwọn èèyàn máa ń lọ lẹ́yìn tí wọ́n bá ti ṣiṣẹ́ darí, tí wọ́n fẹ́ lọ na'ra, tí wọ́n fẹ́ lọ ṣeré, tí wọ́n fẹ́ lọ gbádùn ara wọn, wọ́n á lọ sí ilé ìdárayá. Kì í ṣe wípé kó wumí láti gbádùn ara mi, kì í ṣe wipé ìgbádùn ara pé ó lòdì àbí ó léèwọ̀. Ṣùgbọ́n, àsìkò ò sí, tí n bá ní mo lọ sí ilé ìdárayá, àwọn ẹbí mi ńkọ́, àwọn ará mi ńkọ́. Míi ní ní àsìkò láti bá wọn lòpọ̀ nítorí èyí lẹ́yìn iṣẹ́ ìlé lo kan.

Wákàtí mélòó ni o má ń sisẹ́ lójoójúmọ́? Wákàtí mélòó ni o ma ń sisẹ́ lójoójúmọ́ ní ilẹ̀ wa? Ọ̀pọ̀lọpọ̀ ibí iṣẹ́ wákàtí mẹ́jọ ni, ṣùgbọ́n àwọn kan dẹ́ wa to jẹ́ pé wákàtí mẹ́wàá. Imin wà o jú be ẹ̀ lọ gẹ́gẹ́ bí ipò tí èyan bà ní. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí èyan bá jẹ́ bí olórí ilé, tí èyan bá jẹ́ bí olórí ilé tàbí tí èyan jẹ́ bí olórí iṣẹ́, ó nílò kí èyan má lo àsìkò jú wákàtí mẹ́jọ lọ nítorí wípé tí àwọn tó wá bá eyan ṣiṣẹ́ bá ti lọ, ó yẹ kí èyan ní sùúrù kó farabalẹ̀ kó yẹ iṣẹ́ tó bá wànlẹ́ wọ̀ kó tó má di ọ́jọ́ kejì. To ba si maa fun awon, awon osise nise, o ye ki o le seto e sile ni sisentele, debi wipe tan ba de ni ojo keji won le bere ise won lai ma ni ipalara tabi imele.

Àwọn ojú òpó ayélujára wo ni ó wà? Ayélujára wo ni ó wà? Ojú òpó ó wà ní agbègbè wa, ó wà ní àyíká wa. Ayélujára, ǹkan tí mò ń ro nu pé ẹni yì ń béèrè lọ́wọ́ mi ni àwọn ọ̀nà wo la le fi gbà láti ìlú kan dé kejì tí ayé máa fi lujára. Pé ayé kan ní ìlú kan a lu já sí ìkejì. Ní ilẹ̀ Èkó tí èeyàn bá ń lọ sí ìlú Èkìtì ká fi ṣe àpèjúwe. Bí ó bá ti kúrò ní ìlú Èkó, ká wa ọkọ̀ tàbí ká á wọnú ọkọ̀ tó máa gbé kọjá ìlú Ìbàdàn, èyí tí à ń pè ní Oyo State. Lẹ́yìn iyẹn wọ́n tún máa lọ díẹ̀ wọ́n á bọ́ sí ibi tí à ń pè ní Osun State, ìpínlẹ̀ Ọ̀ṣun. Leyin iyen, won a lo si ipinle Ondo. Leyin iyen, won a lo si ipinle Ekiti So àwọn ayé ọ̀pópó ayélujára yìí wọ́n pọ̀, wọ́n pọ̀. Iṣẹ́ ìjọba àpapọ̀ dẹ ni láti, láti ṣe, láti ṣe débi wípé ìlú kan a lè lọ sí ìlú kejì.

Ṣé o mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́? Ìrànwọ́ àkọ́kọ́. Òrò yì ò fi bẹ́ẹ̀ ye mi. Ṣé o mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́? Mi ò mọ ǹkan tí ènìyàn ń bèrè, ṣùgbọ́n ká ní pé ó ń bèrè pé ṣe mo máa ń ṣe ìrànwọ́ fún àwọn èyàn? Ṣe mo máa ń ran àwọn èyàn lọ́wọ́? Ká ní ǹkan tí arákùnrin àbáarábìnrin ń bèrè nìyẹn. Mo máa ń ṣe ìrànwọ́ fún àwọn èyàn tó bá wà láyíká mi. Níyálá éni yẹn ní àìlera ara, mo le bá ṣiṣẹ́. Bí ó jẹ́ ní àìlera ọkàn, mo le gbàdúrà fún un. Ká de ní pé bóyá owó ló kù díẹ̀ ká tò lọ́wọ́ tí mo dẹ̀ ní, mo le fun. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni mo ṣe máa ń ṣe ìrànwọ́ àkọ́kọ́ fún àwọn èèyàn. Lẹ́yìn tí a bá ṣe ìrànwọ́ àkọ́kọ́ yẹn, tí ẹni bá tún wá bẹ̀rẹ̀ sí ní béèrè, béèrè, béèrè bí ẹni wípé ó ń kó owó àbí ọlá sí ọwọ́, ọwọ́ mi, mi máa sọ fún pé kó rí bẹ́ẹ̀, mo kò máa mo kò fẹ́ bá a ṣe, mo fẹ́ ràn lọ́wọ́ lákoko ni láti gbe sókè.

Ṣé o ti fúnni lẹ́jẹ̀ ri? Mo fí, mo níro pé nǹkan tí arákùnrin yii ń béere lowo mi niyen. Ṣé o ti fúnni lẹ́jẹ̀ rẹ? Mi lè ro, mi rò bẹ́ẹ̀ pé mo fún yàn lẹ́jẹ̀ rẹ̀. Mi lè ní, mi lè rò bẹ́ẹ̀. Nítorí àwọn ìgbà tí mò ń ṣe, àwọn ìgbà tí mò ń ṣiṣẹ́, mi rò pé mo yọ̀nda ọmọ, mo tiràká láti fún yàn lẹ́jẹ̀ rẹ̀. Nítorí ọ̀pọ̀lọpọ̀ igbà lè mi gan máa ń lóyún tí màá bímo. Tí mo bá dé lóyún tí mo bímo ní àwọn àsìkò yẹn, ẹni bá lóyún ò lè fún yàn lẹ́jẹ̀. Ẹni bá ṣe ìbímọ ò lè fún yàn lẹ́jẹ̀. Lẹ́yìn ìgbà yẹn dè ré mo wá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ìtọ́jú ọmọ, ìtọ́jú ilé. Gbogbo àsìkò yẹn kò sí ààyè atí màá fún yàn ní ẹ́jẹ̀. Ní wákàtí ọ̀wọ̀ yìí mo dẹ̀ ti wá dàgbà. Mi dẹ̀ lè rò pé àgbàlagbà máa ń fún yàn lẹ́jẹ̀.

Ṣé o ní aṣọ òtútù? Bẹ́ẹ̀ni, mo ní ọ̀pọ̀lọpọ̀ aṣọ òtútù. Nítorí kí ẹ ní àwọn aṣọ òtútù yì ni pé tí mo bá fẹ́ lọ sí òkè òkun ní àsìkò tí òtútù bá mú lọ́hùn, èyàn máa nílò aṣọ òtútù. Nílẹ̀ wa bi bàyì àsìkò díẹ̀ péré la máa ń ní ìgbà òtútù. Ọ̀pọ̀lọpọ̀ ọgbà òòrùn máa ń ràn, afẹ́fẹ́ máa ń fẹ́ níwọ̀n tun wọn sí dẹ́ni kì ṣe bó ṣe ri nílẹ̀, nílẹ̀ òkè òkun. Ọ̀pọ̀lọpọ̀ igbà tí mo bá fẹ́ lọ sí òkè òkun ni màá lo aṣọ òtútù yí. Nítorí náà mo ní aṣọ òtútù.

Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? Láṣìkò ta wà yìí tí ọrọ̀ ajẹ́ tí ò ṣe gára yìí, oúnjẹ ni ọ̀pọ̀lọpọ̀ ènìyàn fẹ́ràn. Tí m bá ti e ra ẹ̀bùn, tí mo ra ẹ̀bùn aṣọ tí mo ní kí n gbé fún ẹnikẹ́ni, ó máa nílò owó àti ran aṣọ tí mo bá gbé fun. Ṣùgbọ́n tí m bá fún lóúnjẹ pe: arákùnrin o, arábìnrin oúnjẹ rè o, séè ki iwo àti àwọn ẹbí ẹ̀ jẹ, ọkan e á súure fún mi. Nítorí náà ó máa ń ṣe, ó máa ń ṣe mí láánú tí m bá rí àwọn eniyan ti won bere sí ni fún'yàn ní. Tí o bá tie gbé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ fún mi báyìí, pé gba o, mo nífẹ̀ẹ́ rẹ̀, gba ọkọ̀ ayọ́kẹ́lẹ́, ó dá lóo tó. Ṣùgbọ́n ìnáwó ni ẹni yẹn gbé fún mi. Àti mé— àti jẹ́ kí ọkọ̀ yẹn rìn, mo ní láti ra epo ọkọ̀ sínú rẹ̀ tí à n pè ní pẹtiró. Tí o bá fi pẹtiró nínú ọkọ̀, ọkọ̀ ò le rìn. Ṣé ẹni tí ó bá jẹun káánú, ṣe ó máa láfààní àti máa gbé ọkọ̀ káàkiri? Tótú ma máa ra pẹtiró sínú ọkọ̀. Nítorí náà ó máa ń, mo máa ń fẹ́ràn láti máa fún àwọn ènìyàn ní oúnjẹ gẹ́gẹ́ bí ẹ̀bùn.

Ṣe ò ní káàdì ìṣe? Káàdì ìṣe, káàdì ìṣe tí mo ní ti ilẹ̀ Nàìjíríà ni, and à kí ń pè é ní, a kìí ní káàdì bí àwọn ìlú oyinbo ṣe máa ń ní káàdì ìṣe. Nílẹ̀ Nàìjíríà wa yìí a kì í ní káàdì ìṣe. Taa bá ti lọ sí ilé ìwé ta ti jáde, ta ti ní ẹ́ àwọn nǹkan tó yẹ ká ní láti fi lè ṣiṣẹ́. Ta bá dẹ̀ lọ síbi ile ìṣe, ta fe fún wọn pé a ní lágbájá, a ní tẹ̀medún, a ní àwọn nǹkan báyìí o. Tọ́nà de tí gba sibiṣe a máa bẹ̀rẹ̀ iṣẹ́ nìyẹn. Àwọn ìlú ọba lón máa ń lo káàdì, nítorí náà èmi ò ní káàdì ìṣe. Ṣùgbọ́n tí ààyè bá ṣi sílẹ̀ fún mi láti lọ sílú ọba, yalà nípa pé nǹkan tí mo ń ṣe yìí ni tí wọ́n dẹ̀, tí wọ́n dẹ̀ ńilò káàdì. Àwọn tó bá fẹ́ kí n wá kọ́ wọn níṣẹ́ àbí kí n wá bá wọn ṣiṣẹ́, àwọn yen ló máa pèsè káàdì ìṣe fún mi kí n tó lè lọ si iru iṣe bẹ́ẹ̀.

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Oúnjẹ tí mo fẹ́ràn jù ni ẹ̀wà àti dòdò. Ẹ̀wà àti dòdò ni oúnjẹ tí mo fẹ́ràn jù. Ẹ̀wà jẹ́ nǹkan tó máa ń ṣe ni lára, tó ń ṣe ni ní ọ̀pọ̀lọpọ̀ oore lára. Ó máa ń ṣẹra lóore. Ẹ̀wà jẹ́ nǹkan tí à ń pè ní proteinous food. Àwọn oúnjẹ tí ó ní àwọn àlùmọ́nì tó da tó ń ṣe ara lóore. Ó ń, ó máa ń jẹ́ kí àìsàn àti àìlera kó kúrò lára tí èyàn bá jẹ ẹ́. Ẹ̀wà, a lè lo ẹ̀wà fi ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn oúnjẹ mìíràn gẹ́gẹ́ bí àkàrà àti moi moi. Tí ènìyàn bá ní ẹ̀wà, ó lè fi ṣe àkàrà, ó lè fi ṣe moi moi. Àwọn gẹ́-- ká lá bá tẹ̀jẹ́ ẹ̀wà gẹ́gẹ́ bí ẹ̀wà lásán àbí a jẹ ẹ́ gẹ́gẹ́ bí àkàrà àbí a jẹ ẹ̀wà gẹ́gẹ́ bí moi moi, iṣẹ́ kan náà ni gbogbo wọn ń ṣe. A fún ni àǹfààní àti lọ sí ilé ìgbẹ́ àti ìyàgbẹ́ gbogbo, gbogbo nǹkan tó bá hán bẹ́ẹ̀ a jẹ́ kó jáde kúrò lára yin. Kò jẹ́ káa rá le jẹ́ káa rá fúyẹ́. Dòdò kẹ́rẹ́, dòdò dùn, ó dè lọ pẹ̀lú ẹ̀wà. Dòdò dùn, ó lè lọ pẹ̀lú ẹ̀wà. Nítorí náà ẹ̀wà àti dòdò ni mo fẹ́ràn jù.

Kí ni ò ń máa ń ṣe nígbà tí òjò bá ń rọ̀? Kí ni ò ń máa ń ṣe nígbà tí òjò bá ń rọ̀? Nígbà tí òjò bá ń rọ̀, a ní ǹkan tí à ń pè ní agbojò, ìyẹn jẹ́ umbrella. Umbrella yì la máa ń lò tafima ta bá fẹ́ wọ inú òjò, a máa fi umbrella yẹn borí wa láti máa wọ inú òjò. Ni ọ̀pọ̀lọpọ̀ igbà tí kò bá sí ǹkan tí èèyàn ń ṣe níta, nígbà tó jọ bá ń rọ̀, èèyàn máa jókòó sínú ilé ni. Àsiko òjò nígbà yí, nǹkan ó máa ń pẹ́ bí oṣù mẹ́rin sì márùn-ún lẹ́wá tó jọ máa máa rọ̀, tó máa máa rọ̀ tí gbogbo wa ta máa ní àwọn omi tó máa yí wa káákiri káákiri bẹ́yẹn. Nígbà òjò yí, ọ̀pọ̀lọpọ̀ ibi ló máa maa ń tutù. Ó ṣeéṣe kí òtútù kó ti ẹ̀ máa mú àwọn kan. Ó de ṣeéṣe kí àwọn kan kọ́ máa ní, kó máa ṣàìsàn, àìsàn oríṣiríṣi nígbà òtútù. Ṣùgbọ́n nígbà òtútù yì, èyàn máa máa bora ni. Ni alẹ́, èyàn ò lè ṣí fèrèsé lé lálẹ́. Tí èyàn bá ń lọ inú ọkọ̀, èyàn á, èyàn á fi amúnù, amúnù òtútù sínú, sínú torí ọkọ̀. Tí èyàn bá dé wà nínú ilé, èyàn ara ṣe dé bí pé òjò ò ní wọlé. Nítorí pé tí òjò bá wọlé nígbà yí, a bá ọ̀pọ̀lọpọ̀ kan jẹ́. Nítorí náà, ǹkan tí a máa ń ṣe nígbà òjò ni pé a máa ń jókòó sínú ilé tí a bá ní ǹkan kan ṣe níta. Tàbí tí a bá jẹ́ ní nǹkan ṣe níta, a máa lo agbojò tí à ń pè ní umbrella, a fi máa borí lọ sínú òjò.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Sé o máa ń rìn ní àlàáfíà? Mo máa ń rìn ní àlàáfíà. Àlàáfíà jẹ́ nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ ní láti máa lépa. Àlàáfíà ara, àlàáfíà ọkàn, àlàáfíà iṣẹ, àlàáfíà tó wà nílé, àlàáfíà ìní. Ó yẹ ká máa rìn ní àlàáfíà. Jàǹdùkú ò da, kí eyan ma jà káàkiri kò da. Àlàáfíà ló da nǹkan tó máa ń to ile niyen. Àlàáfíà ló máa ń mú émí gùn. Àlàáfíà lóuń to ilé. Àlàáfíà ló ń jẹ́ kí èyàn ríre gbà. Tí èyàn bá ń ṣàlàáfíà pẹ̀lú gbogbo awon, tí èyàn bá ń bá ṣe nǹkan, bá ń rìn, bá jẹun, bá lò, bá lòpọ̀, bóyá lẹ́nu iṣẹ́ ni o tàbí nílé ni o tàbí nídìrí tàbí ní ibikíbi tí ènìyàn bá ti lọ, àlàáfíà ṣe kókó. Nítorí náà mo máa ń rìn ní àlàáfíà.

Ṣé o mọ bí a ti ń wẹ̀? Ṣé o mọ bí a ti ń wẹ̀? Ọ̀rọ̀ yìí kò fi gbogbo ara yé mi ṣùgbọ́n mo nílò, mo lérò pé ẹni tó ń kọ ọ̀rọ̀ yii ò fẹ́ ká, ó fẹ́, ó fẹ́ mọ̀ bóyá mo mọ̀ wẹ̀ nínú omi bíi maybe a, wọ́n bóyá wọn ní omi ńlá tí èyán ma máa lú wẹ̀ nínú odò tàbí nǹkan tí àwọn, àwọn olòyìnbó ń pè ní swimming pool. Ká ní bẹ́ẹ̀ ni, mi ò mọ̀ wẹ̀ nínú omi o. Mi ò mọ̀ swim gẹ́gẹ́ bí àwọn olóyinbo. Ṣùgbọ́n tí n bá ní àǹfààní áti kọ́ bọ ṣe ń wẹ̀, màá kọ́ bọ ṣe ń wẹ̀. Ṣùgbọ́n níwájú kàtí tí à ń sọ̀ yìí, mi ò mọ̀ wẹ̀ nínú omi, mi ò mọ̀ wẹ̀ bóyá omi kékeré nì o àbo omi ńlá ni o, mi ò lè lú wẹ̀

Ṣé o wọ aṣọ àkayọ̀rí ní ibi iṣẹ́? O wọ aṣọ àkayọ̀rí ní ibi iṣẹ́? Aṣọ àkayọ̀rí? Mi mọ̀ ǹkan tan ń pè ní aṣọ àkayọ̀rí, ṣùgbọ́n mo mọ̀ pé tí ènìyàn bá lọ sí ilé ìwé tó bá ṣe tán tó bá kàwé tán, wọ́n máa ṣe kìnni kan tó ń pè ní graduation, táwọn Yorùbá ń pè ní graduation. Ká ní aṣọ yẹn náà ń sọ, mo ti wọ̀rí, mo wọ aṣọ àkayọ̀rí, àkayọ̀rí. Ká ní ǹkan tí arákùnrin àti arábìnrin bá ń bèrè níyẹn, mo ti wọ aṣọ yẹn níbi iṣẹ́ mi. Nígbà tí a bá ń ṣe ìparí ilé ìwé, a bẹ̀rẹ̀ ní oṣù kẹfà àbí oṣù kẹsàn-, à máa wa parí ètò ẹ̀kọ́ yẹn ní oṣù kẹfa- oṣù kẹ- oṣù kẹsan oṣù keje ọdún. Ni àsìkò báyì a máa ń wọ aṣọ àkayọ̀rí, aṣọ àkayọ̀rí tan ń pè ní graduation gown.

Báwo ni o ṣe máa ń yanjú àwọn ìṣòro, ìṣòro ẹ̀rọ ayárabíàṣà, ẹ̀rọ ayárabíàṣà? Báwo ni o ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣà? A ní àwọn tí ó jẹ́ pé iṣẹ́ wọn ni láti máa ṣe ìwádìí lórí àwọn ẹ̀rọ wọ̀nyí. Tí mo bá ní ìṣòro lórí ẹ̀rọ kankan tó jẹ́ bí ará bí àṣà, mà á pe àwọn tí à ń pè ní technician, àwọn tó mọ iṣẹ́, àwọn tó lè tún ṣe, tó lè bá wa wò pé kí ló ń ṣe kí ni yìí o. Wọ́n de máa wá ọ̀nà tí ó fi máa ṣiṣẹ́. Èmi ò kí ń ṣe technician, mi ò ń ṣe ẹni tí oníṣẹ́ ọwọ́ tó ń tún ẹ̀rọ ayárabíàṣà ṣe. Ṣùgbọ́n a ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe, tó ń tún wọ́n ṣe ní agbègbè wa. Tí a bá dẹ̀ ti rí pé ìkankan nú wọn ní àbàwọ́n àbí kò ṣiṣẹ́ bó ṣe ye ko ṣiṣẹ́, a máa ké sí àwọn tó ń tún wọ́n ṣe. Àwọn ló dẹ̀ wa máa wá tún wọ́n ṣe. Nítorí náà bí mo ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣà nìyí.

Báwo ni o ṣe máa ń kojú ìdènà ọkọ̀? Ọkọ̀, ọkọ̀. Báwo ni o ṣe máa ń kojú ìdènà ọkọ̀? Ọkọ̀, "yes". Ìdènà ọkọ̀ ó máa ń wà lóríṣiríṣi ọ̀nà. Fún àpèjúwe, èèyàn lè gbé ọkọ̀ jáde láàárọ̀ pé óhun ń lọ síbi iṣẹ́. Ó kọ́, a, ó dè ló ní ọjọ́ tó kọjá ṣùgbọ́n ọkọ̀ yẹn ò dẹ̀ ṣe, kó tí ẹ fi hàn pé òun ní àbáwọ̀n kankan lára. Kétẹ́ tó gbé ọkọ̀ tó dẹ̀ rora nlọ géregére ló kọ́ dẹ̀ dé ibìkan, ọkọ̀ dè daákú. Lái máa fúnni ní àsìkò láti mọ ǹkan tí ó ń ṣe ọkọ̀ yẹn ó kọ́ dàkú síbẹ̀ ni. Irú wàhálà báyìí, irú ìdènà báyìí èèyàn a sáré pé àwọn tí wọ́n ń tún ọkọ̀ ṣe ó yẹ kí awakọ̀ kó máa ní ẹni kan pàtó tí ó ń ba tún ọkọ̀ ṣe. Ni gbọ́ná tí ó bá ti ṣe bẹ́yẹn èèyàn a de rorá pé atún ọkọ̀ ṣe. Ibi báyibàyí ni mo wà o. Jọ̀ọ́ ọkọ̀ yìí, ó kọ̀ dẹ̀dé dákẹ́ ní o, ko- mi ò mọ ǹkan tó ń ṣe o. Ṣùgbọ́n kí ẹniyẹ́n tó dé, èèyàn ni láti ti yẹ bátìrì wò. Bátìrì ni irinṣẹ́ kan tó máa wà nínú ọkọ̀ tó máa jẹ́ kí ọkọ̀ kó máa ṣiṣẹ́. Tí èèyàn bá ti yẹ bátìrì wò tí ó ṣiṣẹ́ tó gbé iná wá, tí èèyàn de tuu yẹ àwọn ǹkan tí wọn fi múra wọn pọ̀ tí wọ́n wà ní ààyè tí wọn yẹ kí wọ́n wà, tí wọ́n dẹ̀ ṣe ǹkan tó yẹ kí wọ́n ṣe tí ọkọ̀ yẹn ṣì wà bó ṣe wà, èèyàn ni láti dúró de àwọn atúnọkọ̀ ṣe tá ń pè ní mẹ́káníìkì. Àwọn ló máa wá, ló máa wá wo ọkọ̀ yẹn dáadáa láti mọ̀ pé ǹkan báyìí, ǹkan báyìí, ǹkan báyìí ló ń ṣe ọkọ̀ yẹn. Ṣùgbọ́n tí àsìkò o bá wá sí láti dúró rẹpẹtẹ bẹ́yẹn èèyàn lè rọra wọ ọkọ̀ yẹn sí ẹgbẹ́ kan. Bóyá ẹniyẹn ní ìpàdé kan ní ilé iṣẹ́ ni, ní kùtùu wàì, tí kò dẹ̀ ní àǹfààní áti máa dúró máa tún ọkọ̀ ṣe. Ó kọ̀ le wọ̀ọ́ sí ẹgbẹ́ kan kó dẹ̀ gbé ǹkan tá ń pè ní ọ̀kadà àbí kó gbé àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí wọ́n fi máa ń gbé èrò kó dẹ̀ gbé lọ sí ibi iṣẹ́. Tó bá dẹ̀ wá parí iṣẹ́ tán ó lè pe atúnọkọ̀ ṣe kó wa gbá kọ́kọ́rọ́ lọ́wọ́ rẹ̀ kó dẹ̀ júwe ibi tí ọkọ̀ wà fún kó dẹ́ lọ gbé ọkọ̀ ẹ níbẹ̀. Àwọn irú báyìí ni èmi ṣe máa ń ṣe à ńkojú ìdènà ọkọ̀.

Báwo ni o ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ àṣìná rẹ? Báwo? Iyá rà kò jẹ́ pé ẹni tí ó kọ ìbéèrè yìí, bóyá ó fẹ́ mọ̀ bí mo ṣe máa ń rántí ọ̀nà tí mo kì í fi ṣìnà. Bóyá ó ń béèrè wípé, báwo lo ṣe máa ń rántí ọ̀nà tó kì í fi ṣìnà? Nǹkan tí mo lérò pé ẹni fẹ́ béèrè lọ́wọ́ mi niyẹn. Báwo ni o ṣe máa ń rántí ọ̀nà tó kì í fi ṣìnà? Ní pàtó láì má tí mo bà fẹ́ kí n ṣìnà, bóyá mo ṣẹ̀ṣẹ̀ lọ sí ibi kan ní àkọ́kọ́, mo máa ń fi ojú sílẹ̀ dáadáa láti mọ àwọn ìletò sí ìletò. Bóyá níbi tí mo lọ yẹn, bóyá wọ́n ní àwọn ilé gogoro, gogoro, gogoro, mà á fi àwọn ilé yẹn, àbí wọ́n ní àwọn ǹkan pàtó tó jẹ́ pé ibẹ̀ yẹn nìkan la ti lè sábà rí wọn, mà á fi wọ́n ṣe àmì. Mà á fi wọ́n ṣe àmì. Láti ìbẹ̀rẹ̀ ọ̀nà yẹn, mà á máa ṣe àmì, mà á máa wo àwọn ǹkan àmì, mà á máa wo àwọn ǹkan àmì títí tí mo fi máa dé ibi tí mò ń lọ. Tí mo bá tún padà bọ̀, mà á tún máa wo àwọn àmì yẹn lọ. Tóbẹ́ẹ̀ gẹ́, tó jẹ́ pé tí n bá tún ma wáa wà níjọ̀ mi, àwọn àmì yẹn ni mà á fi ṣe atọ́nà lọ sí ibi tí mò ń lọ. Àwọn àmì wọn kì í tọ́ni jẹ. Tí èèyàn bá lọ sí ibi kan ní ìgbà àkọ́kọ́, èèyàn máa wo àwọn àmì, àwọn àmì, àwọn àmì, àwọn àmì ìdánimọ̀ tí èèyàn lè náwọ́ sí pé ìgbà tí mo wà níjọ́ àkọ́kọ́, ǹkan báyìí ni mo rí. Mo rí ilé yìí, mo rí ago yìí, mo rí ọ̀nà yìí, mo rí ebu-ebu, ibùgbó, ibùjókòó yìí. Àwọn àmì bẹ́ẹ̀ yẹn ni èèyàn ṣe máa fi sí, ni ẹ máa fọkàn sí tó máa fún èèyàn ní ìrántí bí ọ̀nà yẹn ṣe rí.

Ṣé o máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Ọ̀rọ̀ yìí ò fi bẹ́ẹ̀ tọ̀nà púpọ̀, kò fi bẹ́ẹ̀ yé mi púpọ̀. Ṣé o máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Ìgbéjáde? Ṣé ẹni yìí ń bèèrè pé ṣé a máa ń ṣe? A máa ń ti ilé iṣẹ́ jáde lọ ní? Àbí bí èèyàn bá ti ṣiṣẹ́ ṣiṣẹ́ tó ti ṣiṣẹ́ tó ọdún mélòó kan, tí ó fẹ́ ṣiṣẹ́ mọ́, ṣé a máa ń ṣe bíi ká ṣe rí àríyá fún un pé, o ti lo ọdún, ọgbọ̀n ọdún níbi iṣẹ́, o ti lo ogójì ọdún níbi iṣẹ́, wá fẹ́-- o ti ẹ̀ ti fẹ̀yìntì, o ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́. Nítorí náà ká ṣe àpéjọpọ̀, ká fi máa sọ fún ẹni ẹ pé a dúpẹ́ lọ́wọ́ rẹ o, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fún ẹ ní ẹ̀mí gígùn láti ṣiṣẹ́ tó pọ̀ báyìí. A sì dúpẹ́ lọ́wọ́ rẹ fún àsìkò tóo lo pẹ̀lú wa níwòyí, níbíbàyìí. Irú àkokóò ta a máa ṣe nnkan báyi nípé a bèèrè pé ìgbéjáde nibi iṣẹ́. Ìgbéjáde yẹn ni pé ẹnìkan ti ṣiṣẹ́, ṣiṣẹ́, ṣiṣẹ́, ó ti parí iṣẹ́, ó dẹ̀ ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́. Àwọn ará ibi iṣẹ́ máa wá péjọpọ̀, wọ́n máa ṣe àríyá, wọ́n máa ṣe nǹkan tí à ń pè ní party, tàwọn olóyinbo máa ń pè ní send off. Wọ́n a waa ṣe é fún un pé o ti fẹ̀yìn tì oo. Nítorí náà o ìlé yá. Mo leìró pé nǹkan tí ẹni tó ń kọ ìbéèrè yìí ń bèèrè lọ́wọ́ mi niyẹn.

Nígbà wo ni o má a ń fà á? Fàá, ọ̀rọ̀ yẹn ò ye mi. Nígbà wo ni o má ń fà á? Ìbéèrè yì kò, kò fi bẹ́ẹ̀ ye mi púpọ̀. Mi ò mọ̀ ǹkan tí oníbéèrè yì tí oníbéèrè yì ń sọ nípa fàá. Fa kinni, kí là ń fà? Nígbà wo ni o má a ń fà á? Mi ò mọ̀ ǹkan tí à ń fà. Mi ò mọ̀ ǹkan tí oníbéèrè yì ǹkan tí ó ń béèrè lọ́wọ́ mi. Boya t ó bá tún bèèrè yẹn ní ọ̀nà tí ó ma, tó máa yé wa, màá dáhùn.

Ṣé o máa ń fi ìdáàbòbò òòrùn sara? Bẹ́ẹ̀ ni, mo máa ń fi ìdáàbòbò òòrùn sí ojú mi nìkan. Ìdáàbòbò òòrùn ó jẹ́ ǹkan tí ó da kí èèyàn máa fi sí ní pàtàkì ní oju. Nítorí òòrùn tí òòrùn bá ràn rẹ pẹtẹ. Ó ṣe é ṣe kí òòrùn yẹn kó ba awọ ẹni jẹ. Ní pàtàkì àwọn tí awọ wọn pupa, tí wọ́n bá wà nínú òòrùn ní gbogbo ìgbà, awọ wọn máa ṣi, ó máa ṣi nítorí agbára òòrùn yẹn. Nítorí náà ó da kí èèyàn máa fi ìdáàbòbò òòrùn kí wọ́n máa fi sí ara ní pàtàkì ní ojú. Nílẹ̀ Nàìjíríà tí mo ti ń sọ̀rọ̀ yìí, ọ̀pọ̀lọpọ̀ ìdáàbòbò òòrùn tí ojú ló wà. Èyíkéyìí tí agbára rẹ bá ká ni wàá rà tí wà á de máa lò níwọ̀n tuwọ̀n ṣi. Gbogbo ìgbà tí o bá fẹ́ wọ inú òòrùn, wà á lo ìdáàbòbò òòrùn yìí. A dẹ́ je kí awọ rẹ kó máa dán.

Kí ni o máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Kí ni o máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Ǹkọ́ tí mo lè rò pé oníbéèrè yìí ń bèèrè ni pé kí ni máa ń ṣe láti tayọ, láti ṣe tayọ àwọn tí mò ń bá ṣiṣẹ́ pọ̀, tí mo máa ń fi fara mi hàn gẹ́gẹ́ bí ẹni tí ó da, ẹni tí ó mọṣẹ́ jù wọ́n lọ. Ǹkọ́ tí màá ṣe ká ní ǹkan tí wọ́n ń bèèrè níyẹn o. Ǹkan tí màá ṣe ni pé mo máa ń fi àlàáfíà sùúrù, mo máa ń fi ṣiṣẹ́ mi. Àkọ́kọ́ ni ìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ni pé bí bá ṣe ṣiṣẹ́ kan lenì, tí irú ẹba tó wáyé lọ́jọ́ ọ̀la máa wá ọ̀nà mì láti fi ṣiṣẹ́ yẹn. Gẹ́gẹ́ bí pé mi kò ní máa ṣiṣẹ́ kan ní ọ̀nà kan náà ní gbogbo ìgbà. Mo máa ń wá àwọn oríṣìríṣì ọ̀nà mìràn tí ó fi máa máa ṣiṣẹ́ yẹn. Gẹ́gẹ́ bí pé iṣẹ́ máa ma, ó máa ma jẹ́ tuntun, ọ̀tún ọ̀tún ọ̀tún ni. Nítorí náà, ọ̀nà tí mo máa ń lò láti fi tayọ àwọn alábàáṣiṣẹ́ pọ̀ pẹ̀lú mi ni pé mo máa ń tiraka láti mú àwọn ǹkan tuntun tuntun tuntun jáde wá sí ilé iṣẹ́. Àwọn ǹkan tí ilé iṣẹ́ ò tí máa ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ta bá de ṣe níbi irú iṣẹ́ yẹn, ó jẹ́ kí iṣẹ́ yẹn kó tó dáa sí ni, ó jẹ́ kó tó níyì síi, á tó fún wa, á tó fún ilé iṣẹ́ yẹn ní ògo tó buyọ ògo ta ní tẹ́lẹ̀. So àwọn ọ̀nà báyìí ni màá ń lò láti fi tayọ àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi.

Ṣé o máa ń tẹ̀lé òfin ìyara ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ̀lé òfin ìyara ọkọ̀. Òfin, ọ̀pọ̀lọpọ̀ òfin ló wà ní a ti máa ń wakọ̀. Ìkan nínú àwọn òfin yẹn ni pé, pé àwọn àmì mẹ́ta ló wà. Àmì kan wà, àmì dúdú, àmì eléwé, ìyẹn ni máa lọ. Àmì kan tó wà, àmì tó máa ń ṣe bí, á fẹ́ ṣe bí, ẹ́ẹ́ omi, omi díẹ̀ báyìí, omi, omi aláwọ̀ díẹ̀ báyìí. Ìyẹn náà, ìyẹn tó ń pè pé, tí àwọn olóyìnbo ń pè ní yellow, ìyẹn ni pé máa múra sílẹ̀. Ṣùgbọ́n ìkẹta wà, ìyẹn pupa yòyò báyìí ni, ìyẹn ni pé má lọ ó, má lọ ó. Àwọn àmì mẹ́ta yẹn ó wà, ó ṣe pàtàkì gidi tí èèyàn bá ń wakọ̀. Tí èèyàn bá dẹ̀ tí ń wà ní ojú pópó ọ̀nà, èèyàn gbọdọ̀ máa kíyèsi àwọn àmì mẹ́ta yìí. Lẹ́yìn èyí, àmì tó wà, àwọn àmì kan sọ pé má gbá bí. Àmì kan bí àní ẹ má, má, má padà lẹ́ tó bá tí ń bọ̀ gàràgàrà, ó dẹ̀ fẹ́ yí padà. Má yé padà níbí gbayìí, rìn síwájú ṣé kó tó yí padà. Iye tí àwọn olóyìnbo ń pè ní no U-turn. Àmì mìí tó wà, tọ ní èyí báyìí, èyí báyìí ló gbọdọ̀ rìn níwákàtẹ́ẹ́kàn. Fún àpẹẹrẹ, tí wọ́n bá ní pé, wọ́n ń pè ní speed limit. Wọ́n ní, àwọn òyìnbó máa ń pè ní speed limit. Ní agbègbè yìí o, ọmọdé ń kọjá, má kọjá bí, bí speedometer mẹ́wàá. Irúbẹ̀ẹ́ yẹn àmì kan náà ni, àmì ìyara ọkọ̀ ni. Tí èèyàn bá dẹ̀ kọjá nǹkan tí àwọn ìjoba fi lé bẹ́yẹn, irú ẹni bẹ́yẹn ó ti ṣe aṣemáṣe. Òfin dẹ̀ lè mú. Nítorí náà mo máa ń tẹ̀lé òfin ìyara ọkọ̀. Bó tilẹ̀ wù kí èèyàn máa kánjú tó, ó dáa kí èèyàn máa tẹ̀lé òfin. Nítorí a ti dé ibi tí èèyàn ń lọ ní ojú kan. Tí èèyàn bá ń wakọ̀ níwàkuwà tàbí tí èèyàn ní à, ibi tí mo ń lọ yìí o, ó ti, ó jìnnà o, mo gbọdọ̀ tètè dé bẹ̀ ẹ́. Kí n sì máa sa eré, eré àsèpajú dé. Ó ṣe é ṣe kí irú ẹni bẹ́yẹn kó kó sí ìjàm̀bá ọkọ̀. Kò dẹ̀ yẹ kí a máa fi ara wa wéwu, kí a máa fi ayé wa wéwu bẹ́yẹn. Nítorí náà ó, ó ṣe pàtàkì kí èyàn máa tẹ̀lé òfin ìyara ọkọ̀.

Ṣé o fẹ́ràn pín oúnjẹ rẹ? Ṣé o fẹ́ràn pín oúnjẹ rẹ? Bóyá won bí mi pé ṣe mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi, mo fẹ́ràn láti máa pín oúnjẹ. Tí Ọlọ́run bá bùkún fún mi tí mo ní oúnjẹ tó pọ̀, tí èmi nìkan ò ṣẹ̀dẹ̀ parí oúnjẹ tí mo ní, ó ṣe é ṣe kí n pín pẹ̀lú àwọn tó bá wà pẹ̀lú mi nígbà yẹn. Bí èèyàn bá n ṣe oore fún ọmọlàkejì ní pàtàkì níbi ọ̀rọ̀ oúnjẹ, èrè ńlá ni fún ẹni bẹ́yẹn. Nítorí ìdí èyí, mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi pẹ̀lú àwọn ènìyàn. Ǹkọ́ tí mo lérò pé ìbéèrè yìí ń béèrè ni yen.

Báwo ni ọṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ṣiṣẹ́ ní ilé iṣẹ́? Ní ilé iṣẹ́, àwọn Yorùbá pawé, wọ́n pa òwe, wọ́n ní ọwọ́ kan kò gbẹ́rù dòrí, ọwọ́ kan kò gbẹ́rù dòrí. Bí ènìyàn bá bá ní ẹrù tó fẹ́ gbé nílẹ̀, tó bá fi ọwọ́ kan gbé, ẹrù yẹn á dànù, kò ní dé orí ẹ. Ṣùgbọ́n tí ẹ bá fi ọwọ́ méjèèjì gbé ẹrù yẹn tó gbe sí orí arẹ, ní ìgbà yẹn, ẹrù yẹn á dúró, á dúró ṣẹ́pẹ́ lórí ẹni yẹn ni. Nítorí náà ẹni kan, ẹni kan péré kò lè dá igbó ṣe. Tẹ bá wò igbó bẹ́ẹ̀ yẹn, àwọn oríṣíríṣì igi ló wà ní igbó. Kò síbi tí ẹni tó fẹ́ wá ní bíbà yì o, oko nì o, bíbà yì o, abúlé ni o, tí igi kan wá ní pé igi kan péré lò máa wà ní gbogbo báyìí kò ṣe é ṣẹ. Nítorí náà igi kan kò lè dá igbó ṣẹ. Àwọn ọ̀rọ̀ tí mo sọ, àwọn òwe tí mo pa yí, mo fi sọ fún wa pé ó yẹ kí ní ilé iṣẹ́ wa kí a máa jọ ṣe ojúṣe wa pọ̀, kí a máa ṣe, kí a máa ṣiṣẹ́ pọ̀, kí a máa dára pọ̀. Èyí tí àwọn olóyinbo ń pè ní teamwork. Kí a jọ máa bá ara wa ṣiṣẹ́ ní ìtú bi nù bí ìwọ mọ eleyì ṣe, tọ̀ ọ́ún mọ, tọ̀ ọ́ún ṣe, èmi mọ tí bíbà yì ṣe. A máa wa parapọ̀, a máa jọ ṣe iṣẹ́ yẹn pọ̀ ní ọ̀kan. Ta bá wa ṣe, a máa rí pé Lágbájá sọ tíẹ̀, ó mọ̀ sọ. Tẹ̀mẹ́dú sọ tíẹ̀, ó mọ̀ sọ. Làkáṣìgbe so tíẹ̀, ó mọ̀ sọ. Gbogbo wa lawa sọ̀rọ̀ pọ̀, àwa mọ ọ̀rọ̀ yì àwa sọ dodidí- Irú iṣẹ́ yẹn ó máa ń buyọ́, ó lè máa ń gbé irinṣẹ́ ga. Nítorí náà ó yẹ kí a jọ máa sanwó pọ̀, kí a máa sanwó pọ̀, kí a máa ṣe iṣẹ́ ní ilé iṣẹ́ ni.

Ṣé o máa ń ṣiṣẹ́ láti ilé? À, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ṣiṣẹ́ láti ilé. Bí mo ṣe wà nílé ìgan báyìí, mo ti ṣiṣẹ́ dárí. Àwọn ìwé tó ẹ́ kín kọ, àwọn ọ̀rọ̀ tó ẹ́ kín gbé síwájú, àwọn nǹkan tó ẹ́ kín túṣe, mo ti ṣe ọ̀pọ̀lọpọ̀. Láti abíágo mẹ́ta sí mẹ́rin sí márùn-ún ni mo ti ṣiṣẹ́, mo ti bẹ̀rẹ̀ iṣẹ́. Iṣẹ́, iṣẹ́ ilé iṣẹ́ dè ẹ́ ni. Mo máa ń ṣiṣẹ́ láti ilé. Àwọn àsìkò kan wà pé ni ọ ò le ní àǹfààní àti lọ sí ibi iṣẹ́. Irú àwọn àsìkò bẹ́ẹ̀ yẹn, èèyàn á wà nílé, èèyàn á ṣe iṣẹ́ tó yẹ kí ọ̀ lọ sí ibi iṣẹ́, èèyàn á ṣe ní ilé. Kí ló ṣe a máa ń fi lò láti fi ṣiṣẹ́ láti ilé? A máa ń lo àwọn ẹ̀rọ tó ń pè ní fóònù, àwọn ẹ̀rọ táwọn òyìnbó ń pè ní fóònù, ẹ̀rọ abánisọ̀rọ̀. A máa ń lò ó láti fi bá àwọn èèyàn ṣiṣẹ́, láti fi fi àwọn, bá wá fẹ́ fi ọ̀rọ̀ kan ránṣẹ́ sí ẹnì kejì, a máa lò ó. A máa fi ọ̀rọ̀ yẹn sínú fóòmù yẹn, a fi máa ránṣẹ́ sí ẹni kejì. Tí a fẹ́ bá fẹ́ fi àwọn iṣẹ́ mi pé, "Lágbájá o ṣe iṣẹ́ yìí fún mi." A máa mú iṣẹ́ yẹn, a máa fi sínú àwọn ẹ̀rọ, a máa, a máa fi ránṣẹ́ sí wọn pé, "Iṣẹ́ bá yìí ṣe bá yìí, bá yìí ni o ti máa ṣe, bá yìí lọ ṣe máa ṣe." Tí ẹniyen bá dẹ́ ti parí iṣẹ́ ti ẹ̀, á ránṣẹ́ sí wa pé, "Bá yii o, mo ṣe ti bí mo ṣe, bá mi mú iṣẹ́ yìí." Tí a bá ti wá, a ṣe iṣẹ́ ti ẹ̀, èmi á ṣe iṣẹ́ ti èmi. A máa wá dàpọ̀, a máa wá fi ṣiṣẹ́ fún ọjọ́ yẹn. Nítorí náà mo máa ń ṣiṣẹ́ láti ilé.

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì? Ọwọ́ ọ̀tún ni màá ń lò. Ọwọ́ ọ̀tún ni màá ń lò. Láti kékeré wá ni mo ti bẹ̀rẹ̀ sí ní lo ọwọ́ ọ̀tún. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọdé láti kékeré wá máa ń lo ọwọ́ òsì. Kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe, ọwọ́ òsì ni wọ́n fi máa ń kọ̀wé, ọwọ́ òsì ni wọ́n fi máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tó ń ṣe. Tí irú ọmọ bẹ́ẹ̀ yẹn tó bá fi ṣe pé ní tipátipá pé kó lo ọwọ́ ọ̀tún, a máa ṣe àṣìṣe. Ṣùgbọ́n ní tèmi o, ọwọ́ ọ̀tún ni màá ń lò kì í ṣe ọwọ́ òsì. Nítorí pé ọwọ́ ọ̀tún mi mo fi máa ń kọ̀wé, mo fi máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí mò ń ṣe, ọwọ́ ọ̀tún ni màá ń lò. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà wà tí bẹ́ pé iṣẹ́ tí mo fẹ́ ṣe ó máa nílò ọwọ́ ọ̀tún àti ọwọ́ òsì. Ni àwọn àsìkò báyìí, màá lo ọwọ́ méjèèjì. Ṣùgbọ́n láti fi kọ̀wé, ọwọ́ ọ̀tún ni màá ń lò láti fi kọ̀wé.

Ṣé o má n mu òògùn lójoojúmọ́? Mo má n mu òògùn ní ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ nítorí pé ní ilé ìwòsàn wọ́n fún mi ní àwọn òògùn kan tí mà ń lò lójoójúmọ́. Ṣùgbọ́n àwọn àsìkò kan wà tí mii kì í mu òògùn lójoójúmọ́.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Àà, mo ti rìn lọ́pọ̀lọpọ̀ igbà pẹ̀lú ọkọ̀ ojú irin èyí tí àwọn eléèbò máa ń pè ní train. Ní ilẹ̀ wa, ilẹ̀ adúláwọ̀, ní ìlú Èkó, a ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkọ̀ ojú irin tí wọ́n máa ń gbé àwọn ènìyàn láti ibùdó kan sí ibùdó kejì. Tí ènìyàn bá dẹ̀ lọ sí òkè òkun, ibi tí à ń pè bíi ìlú òyìnbó bíi UK, bíi US, bíi Canada, wọ́n ní àwọn ọkọ̀ ojú irin tó ń gbèrò,, tó ń gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan. Ní àwọn ibi báyìí, ó ṣe pàtàkì láti máa rìn pẹ̀lú ọkọ̀ ojú irin nítorí pé ọkọ̀ ojú irin yìí ó máa fún ènìyàn láńfààní láti dé ibi tí ènìyàn bá ń dé lásiko. Tí ènìyàn bá wọ ọkọ̀, ó ṣe é ṣe kí ènìyàn kọlu àwọn, súnkẹrẹ gbàkẹrẹ tí wọ́n ń pè ní hold up. Ṣùgbọ́n tí ènìyàn bá wọ ọkọ̀ ojú irin, abẹ́ ilẹ̀ ni won máa ń lọ. Ní pàtàkì ní ìlú ọba tí à ń pè ní UK, abẹ́ ilẹ̀ ni àwọn ọkọ̀ báyìí máa ń gbà. Kò dẹ̀ sí súnkẹrẹ gbàkẹrẹ ọkọ̀ rárá ní àwọn irù ìlú tó beyẹn.

Ṣé o máa ń rọ́rùn tí o bá sùn? Àbí ṣé o máa ń rọ rùn nígbà tí o bá sùn? Mo lérò wípé oníbèrè yìí ń bèrè pé ṣé mo máa ń rọ rùn tí mo bá sùn. Mo máa ń rọ rùn tí mo bá ti ṣiṣẹ́ kí iṣẹ́ tó bá ti rẹ mí, tí mo bá ti wẹ̀ tán tí mo ṣe kábíbí tí mo gbàdúrà tán, tí mo bá ti gbẹ́yìǹlẹ́ lé ibùsùn báyìí, mó ti sùn lọ níẹ̀. Mo máa ń rọ rùn tí bá sùn. Ọlọ́run fi ẹ̀ dá mi lọ́là. Mo máa ń rọ rùn lọ́pọ̀lọpọ̀ àti bá ń sùn. Ṣùgbọ́n àwọn àti ko kan wà tí, tí mo bá ní nǹkan tí mo gbé sọ́kàn, tí mo ní nǹkan kan tó ń yọ mi lẹ́nu, nǹkan kan tí mò ń ronú ẹ̀, ó ṣe é ṣe kí e má tètè rọrùn tí bá fẹ́ sùn. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ọgbàá mo máa ń rọ rùn tí bá ń sùn.

Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Ojú òfurufú ni ìràwọ̀ wà. Tí n bá ti ráyè e, mo máa ń fẹ́ràn láti máa wo àwọn ìràwọ̀. Ṣùgbọ́n tí n bà á ráayè tí mo ń ṣe iṣẹ́, tí mi dè ráyè àti wo ìràwọ̀, àwọn ọ̀pọ̀lọpọ̀ igbà yẹn mi kì í wo àwọn ìràwọ̀. Ṣùgbọ́n àwọn àsìkò kan wà t'eyàn bá wà ní ìta t'èyàn ń gba ateégùn ní ità, tí ènìyàn dẹ́ẹ̀ wò okè, tí ènìyàn rí àwọn ìràwọ̀, oríṣìíríṣìí ìràwọ̀ tí Ọlọ́run ọba ṣe, àwọn àsìkò yẹn máa ń, ó máa ń fún ènìyàn ní àǹfààní àti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti gbé orúkọ Ọlọ́run ga nítorí àwọn iṣẹ́ ribiribi ti Ọlọ́run ṣe sínú ayé.

Ìgbà mélòó ni o máa n wo ojú àwòrán lójoójúmọ́? Mélòó ni o máa n wo ojú àwòrán lójoójúmọ́? Mi mọ irú àwòrán tí oníbèèrè yí fẹ́ tó sọ nípa ẹ̀. Àwòrán lójoójúmọ́, ṣé ti máa ń wo ra mi nínú dígí ni? Àbí ti máa ń gbé àwòrán sílẹ̀ tí mo máa ń wo àwòrán? Èmi ò n ṣe ẹni tí ó máa ń ya àwòrán lọ́pọ̀lọpọ̀ ọgbà. Mi dẹ̀ kí ṣe ẹni tí ó ní àǹfààní àti jókòó sí ojú kan náà máa wo àwòrán. Nítorí náà mi lè sọ pàtọ̀ pé ìgbà báyí, ẹẹ, iye báyí ìgbà ni mo lè wò, mo máa ń wo àwòrán lójoójúmọ́.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni a fi lè kojú àwọn ìṣòro íbi iṣẹ́. Ọ̀nà àkọ́kọ́, èèyàn wádìí òtítọ́ dájúdájú kó dẹ̀ fi èyí tó bá jẹ́ òtítọ́ múlẹ̀. Gbogbo ọ̀rọ̀ tó bá wá síwájú èèyàn kí èèyàn wádìí ẹ̀ dáadáa kó tó gbé pé a mọ òtítọ́ oro ibẹ̀. Ni ọ̀nà báyìí ni eyan máa kojú ìṣòro ní ilé iṣẹ́. Ọ̀nà kejì ni pé kí èèyàn ní ìfarabalẹ̀ kó dẹ̀ ní ọkàn ọkọ̀ funfun sí gbogbo ohun tó bá ń bá ṣiṣẹ́. Kó má fi ìkan pèkejì, kó má ní àmúlùmálà, kó ṣi jẹ́ pé ọ̀nà ẹ̀ won á mọ̀ pé ọ̀nà arákùnrin, àbi alabìrin yìí, ọ̀nà yẹn ṣe tóóró. Kó sì lọ, tí wọ́n bá gbọ́ pé nǹkan báyìí ló sọ, ó jẹ́ pé nǹkan báyẹn náà ni ó máa bá ń lẹ̀. Irú ọ̀nà báyẹn ni eyan máa kojú ìṣòro ní ilé iṣẹ́. Ọ̀nà mí ewe ni wipé kí èèyàn ṣe nǹkan tó tọ́ lásìkò tó tọ́. Tí ilé iṣẹ́ bá ní pé ago méje àbọ̀ ni kí èèyàn máa dé ibi iṣẹ́, kí èèyàn má dé ibi iṣẹ́ ní ago mẹ́jọ. Tí wọ́n bá ní ago mẹ́jọ ni kí èèyàn dé ibi iṣẹ́, kí èèyàn máa dé ibi iṣẹ́ ní ago mẹ́sàn-án. Kí èèyàn jẹ́ ẹni tí ó káramasikí iṣẹ́, tó dẹ̀ mọ̀ nípa ìjà, kí èèyàn má ṣe ẹ́ kó má ṣe ìjánu níbi iṣẹ́, ìmọ́tótó níbi iṣẹ́. Kí èèyàn má ṣiṣẹ́ kárakára. Irú àwọn ọ̀nà báyìí ni a fi máa ń kojú ìṣòro ní iṣẹ́. Kí èèyàn jẹ́ olóòótọ́, kó má jẹ́ àí, kó má má ṣe àmúlùmálà ọ̀rọ̀, kó jẹ́ olóòótọ́. Kó tó nǹkan tó bá sọ, kó má bá ń bẹ̀ pẹ̀ bọ́ ṣe sọ́ ni ó ṣe rí. Ọ̀nà mii tun ni pé kí eyan jẹ́ ẹni tí ó máa máa ṣe ìwádìí nípa bí ilé iṣẹ́ ṣe lè gbòòrò si. Kó má ṣe ìwádìí lóòrèkóòrè. Tó bá dẹ̀ ti ṣe ìwádìí, èyí tí àwọn oloyinbò ń pè ní research, tó bá bẹ̀ ṣe kó dẹ̀ má fi lọ àwọn ìyooku kan mọ bi won se máa máa lò láti máa jẹ́ kí ilé iṣẹ́ má gbòòrò si. Irú àwọn ọ̀nà báyìí o máa ń jẹ́ kí èèyàn máa borí ìṣòro ní ilé iṣẹ́

Kí ni o máa ń jẹ lọ́sàn? Oríṣiríṣi oúnjẹ ló wà tí èèyàn lè jẹ lọ́sàn. Ṣùgbọ́n àwọn oúnjẹ tí ó láǹfààní tí èèyàn máa ń jẹ lọ́sàn ni àwọn oúnjẹ bí òkèlè, bí kí èèyàn jẹ àmàlà àti ọbẹ̀ ẹ̀fọ́, bí kí èèyàn jẹ ẹwà àti dòdò, bí kí èèyàn jẹ ìrẹsì àti, àti dòdò pàápàá àti ẹ̀fọ́ rírò, bí pé kí èèyàn jẹ iyán àti ọbẹ̀ ẹ̀gúsí. Oríṣiríṣi oúnjẹ báyìí èèyàn lè jẹ lọ́sàn. Fún rara tèmi o, lọ́sàn mo máa ń jẹ àwọn oúnjẹ tí ó bá ní agbára nítorí pé ọ̀pọ̀lọpọ̀ igbà ẹkan ni mò ń jẹun lọ́jú, lọ́júmọ́. Ìgbà mi de rè ẹ́ẹ̀mejì. Ijo ti ń bá jẹ́un ẹkan, oúnjẹ ẹkan yẹn máa jẹ́, má jẹ́ kó jẹ́ bí oúnjẹ tí ó máa fún mi lókun. Oúnjẹ tó máa fún mi lókun.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ibi orin? Láìpẹ́ yìí ní ọjọ́ Sunday mo ṣẹ lọ sí ibi tan ti ń kọrin. Kò pẹ́ jù. Ọjọ́ méjì sẹ́yìn mo lọ sí ibi tan ti ń kọrin. Oríṣìíríṣìí oúnjẹ ló wà. Orin ìbílẹ̀ wà, orin èèbó wà tí à ń pè ní gẹẹsi, orin abínibí wà, orin ilé ìjọsìn dẹ́ wà. Gbogbo àwọn nǹkan báyìí, gbogbo àwọn orin báyìí ló, ló tọ́, ló yẹ. Ṣùgbọ́n èyí tí ó máa ń dùn mọ́ ni jù ni kí èèyàn máa kọrin láti máa yin Ọlọ́run. Ní àìpẹ́ ní jọ́ Sunday, ijọ́ ajé ni mo lọ síbi ilé orin gbẹ̀yìn.

Ṣé o fẹ́ràn rìn òkè? Mo, mo ronú pé ibeére tí ẹni fẹ́ bi mi ni pé, ṣe mo fẹ́ràn láti máa gun ke. Kọ́ tí mo rò pé arákùnrin fẹ́ bi mi ni, ṣe mo fẹ́ràn láti máa gun ke. Oríṣìíríṣìí òkè ló wà. Òkè tí ó ga púpọ̀ àti òkè tó ga rere. Àwọn òkè kan wà tó ń ba ni lẹ́rù láti gun. Ẹ rí àwọn òkè tó ní gẹ̀rẹ̀ gẹ̀rẹ̀ tí kò fìdí múlẹ̀, tí kò ní nǹkan tí eeyan máa fọwọ́ mú kí ó tó máa gun ke yẹn. Irú àwọn òkè bẹ́yẹn mi ò lè gùn, mi ò fẹ́ràn láti máa gun òkè bẹ́yẹn. Ṣùgbọ́n àwọn òkè tó jẹ́ wípé ó ní àwọn ìrìn lẹ́gbẹ̀ẹ́ méjèèjì tí eeyan lè fọwọ́ kọ́ láti máa gun ke, tí àwọn èlé ìbò ń pè ní steps. Irú òkè bẹ́yẹn, mo máa ń gun àwọn òkè bẹ́yẹn. Mo fẹ́ràn láti máa gun àwọn òkè yẹn. Kí ni àǹfààní àti máa gun ke? Òkè tí ẹ̀ ń wo yẹn, ó máa ń fún àwọn, ó ń fún ẹsẹ̀ lókun tí a bá ń gun ke, ẹsẹ̀ má máa lókun si. Nítorí pé bí eeyan ṣe ń gbé ẹsẹ̀ kan tẹ́lẹ̀ kejì yẹn, tí eeyàn ńa síwájú, tí eeyàn ńa síwájú, àwọn iṣhan ẹsẹ̀ yẹn wọ́n máa ń nà ni. Wọ́n máa ń ṣiṣẹ́ kárakára ni. Tí ó fi jẹ́ pé bí eeyan bá ti ń dàgbà sí, àti rìn kò ní ní, kò ní ní lára. Nítorí náà mo fẹ́ràn láti máa gun òkè.

Nígbà wo ni o kẹ́yìn lọ wo eyín? Àwọn awo eyín ni àwọn tó à ń pè ní dókítà eléyín. Ní èdè gẹ̀ẹ́sì wọ́n ń pè wọ́n ní dentist. Àwọn eléyín wọ̀nyí, wọ́n máa ń ṣe àyẹ̀wò sí eyín láti mọ̀ bóyá àwọn eyín yẹn pé yá wọ́n ṣẹ dada àbí ó yẹ kí a ṣe àtúnṣe sínú eyín yẹn. Ní ọdún tó kọjá, níbi ààrin oṣù kẹfà ni mo lọ sí ọ̀dọ̀ àwọn tó ń yẹ eyín wò. Ìgbà tí wọ́n dẹ̀ yẹ eyín mi wò, wọ́n bá mi fọ̀ ọ́, wọ́n bá mi fọn bá mi tún ṣe. Wọ́n fi àwọn irinṣẹ́ wọn yọ gbogbo ibi tí àwọn oúnjẹ tó ti sápa mọ́ sí abẹ́ eyín, wọ́n yọ gbogbo ẹ̀ kúrò. Wọ́n dẹ̀ fi òògùn kan bí omi wọ́n fi ṣan dànù. Ìgbà tí mo ṣetán ẹnu mi bẹ̀rẹ̀ sí ní, ẹnu mi yí padà, ẹnu mi yí padà. Gbogbo ẹnu, ẹnu mi yí padà bí ẹni pé mo wá, mo wá dàbí lára pé ní pé eyín ta ẹnu ta fọ̀ tó mọ́ tóní tóní tóní tóní bí mo ṣe, bí ara mi ṣe ń ṣe mi nígbà tí mo fọ eyín yẹn tán ni. Ìtọ́jú eyín ò ṣe pàtàkì ní ara ẹ̀dá alààyè. Bí ènìyàn kò bá kí ń tọ́jú eyín, ó ní àwọn àìsàn kan tó máa ṣẹlẹ̀ sí ara olúwẹ̀. Ìtọ́jú eyín ó ṣe pàtàkì ó dá tó bẹ́ẹ̀ pé bí ẹ̀mẹ́ji àbí emẹ́tà lọ́dún oyẹ kí ènìyàn kọ má ṣe ìtọ́jú eyín. Ó ti è kéré jù ẹ̀kan lọ́dún kí ènìyàn lọ máa yẹ eyín wò. Tí eyín bá kán, ó jẹ́ ǹkan tí ó ṣẹni láánú. Tí eyín bá kán sínú ẹnu èèyàn, ẹnu yẹn kò lè ní àlàáfíà. Tí wọ́n bá dẹ̀ lọ yọ eyín, láì má fúnni lóògùn láti lò láti jẹ́ kí gbogbo àwọn nǹkan tí olúẹ̀ máa máa là kọjá. Bí kí ara máa ní èèyàn, bí kí ibẹ̀ máa dùn èèyàn kó má dùn eyan koma dùn eyan wo agbárí. Eniye máa fojú là oríṣìíríṣìí àwọn nǹkan tí kò fẹ́ fojú là. Nítorí náà ìtọ́jú eyín ó ṣe pàtàkì. Ọdún tó kọjá ni mo lọ ṣe ìtọ́jú eyín mi. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn dókítà tó tọ́jú mi nítorí pé wọ́n ṣe iṣẹ́ ribiribi níbi ìtọ́jú tó ṣe fún mi. Ìtọ́jú eyín ó ṣe pàtàkì.

Ṣé o máa ń sùn ní ọ̀sán? Kìí ṣe gbogbo gbà ni máa ń sùn lọ́sàn-án. Nínú ọ̀sẹ̀ kan, o ṣe é ṣe kí n máa sùn lọ́sán-án rárá. Ìdí ẹ ní pé ọ̀pọ̀lọpọ̀ gbà mo máa wà lẹ́nu iṣẹ́. Kò dẹ́ sí ààyè láti sùn lẹ́nu iṣẹ́ tí ènìyàn bá lọ sí ẹnu iṣẹ́. Bó tilẹ̀ jẹ́ wípé oorun ọ̀sán da, ó dáa lára. Oorun ọ̀sán jẹ́ nǹkan tí ọmọ eedá ni lati máa ń ṣe àti máa sùn lọ́sán-án. Bó tilẹ̀ jẹ́ pé wákàtí kan péré ọ́ ìṣẹ́ju, ọgbọ̀n ìṣẹ́ju péré lè eeyan láti fi sùn oòrun yìí. Ó máa ṣe ni lọ́ọ̀rẹ́, ó máa ṣe ni láǹfààní. Ara a balẹ̀, ara a balẹ̀, ara a tún ni. Oorun ọ̀sán dáa lára, oorun ọ̀sán dáa lára. Ó máa ń mú ìfọ̀kànbalẹ̀ ba ni. Ó de maa jẹ́ kí ẹ̀mí gùn. Nítorí gbogbo wàhálà àtàárọ̀ pé ènìyàn bá sùn lọ́sán, gbogbo ẹ, ó máa pòórá ni. Ṣùgbọ́n bí ènìyàn bá ń ṣiṣẹ́ láti aaro di ọ̀sán dalẹ́ tí ó si ayé àti sùn, kò da púpọ̀ fún ara èèyàn, kò da púpọ̀ fún ẹ̀mí èèyàn. Oorun ọ̀sán ó jẹ́ nǹkan tí ó da fún gbogbo ọmọ ẹ̀dá láti máa ṣe. Ọ̀sán yẹn, tí a bá wo a ní àárọ̀, a ní ọ̀sán, a ní alẹ́. Bí ẹ ni pé a dá ọjọ́ sí méjì ni ọ̀sán yẹn ṣe jẹ́. Bí ẹ ni pé eeyan dá ọjọ́ sí méjì, wọn wa ní ẹ̀wo ló wà láàrin. Òun ni ọ̀sán yẹn. Ọ̀sán yẹn dèrè. Ó da kí, ó da kí ènìyàn máa sùn ní ọ̀sán yẹn nítorí wípé oorun ọ̀sán ó farabalẹ̀, ó ń fún ni lókun, ó ń tọ́jú èèyàn.

Ìgbà mélòó ni o máa ń ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀? Mi ò lè sọ pàtó iye ìgbà tí màá ń ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀, nítorí wípé bí ọ̀sẹ̀ yìí ṣe rí, ọ̀sẹ̀ tó ń bọ̀ lè má rí bẹ́ẹ̀, ọ̀sẹ̀ tó kọjá ó gẹ̀ lè má rí bẹ́ẹ̀. Bí èèyàn bá ní pé ẹ̀ẹ̀mejì ni mò ń ṣe ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀, àwọn ọ̀sẹ̀ mi ó lè jẹ́ mẹ́ta, ó lè jẹ́ ẹẹ́kan. Nítorí náà kò ṣeéṣe kí ní ọjọ́ báyìí, èè ìgbà báyìí or ìgbà mélòó ni èèyàn ń ṣe ìpàdé. Oríṣìíríṣìí ìpàdé ló dẹ wà. Àwọn ìpàdé kan wà ta máa ń ṣe láràárọ̀ tí a bá ti dé ilé iṣẹ́, ìpàdé àdúrà, a máa pejọ pọ̀ sí ibi kan, a máa ṣe ìpàdé ní fẹ́ẹ́rẹ́fẹ́. Ìpàdé yìí kì í pẹ́ rárára, nítorí wípé a fẹ́ kọ́ ṣe ìpàdé yẹn. A lè sọ fún wa pé báyii bàyií ni o, kọ̀ ta rí lé le yìí o, nkan to ẹ ká ṣe léleyìí o, ni kọ́mọkọ́mọ, koni kaluuku bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́, bo ti tọ àti bó ṣe yẹ. Irú ìyẹn a lè ójójúmọ́ ni iyẹn máa ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n àwọn ìpàdé kan wà ta máa ń ṣe ní ìgbà mí ì ẹẹ́kan lóṣù mẹ́ta, ìgbà mí ì ẹẹ́kan lóṣù, ìgbà mí ì ẹ̀ẹ̀mejì lóṣù mẹ́ta. Àwọn nǹkan tó máa ń fa irú àwọn ìpàdé báyìí ni tí nǹkan kan bá ṣẹlẹ̀ ààbo ní nǹkan kan pàtó tí a fẹ́ lòjúkọ ààbọ̀ ní ìṣe kan ta fẹ́ ṣe ní kíákíá ààbọ̀ ní ọ̀rọ̀ kan ta fẹ́ sọ nípa jàwiri. Àwọn nǹkan báyìí ló máa ń jẹ́ kí a ṣe àwọn ìpàdé yẹn tó máa ń pẹ́. Ìpàdé yìí, a gbogbo dẹ̀ ló máa ń wà nínú ìpàdé yìí. A kì í sa nínú ìpàdé yìí, a kì í ṣa àwọn tó bá wá gbogbo àwọn òṣìṣẹ́ yálà, a akẹ́kọ̀ọ́ yálà, olùkọ́ni yálà, àwọn aṣọ́dẹ, aṣọ́nà àbá àwọn agbálẹ̀, àwọn tó ń nu ilẹ̀, àwọn tó ń gbálẹ̀, àwọn tó ń tó ń roko, ọ̀pọ̀lọpọ̀ wọ́n gbogbo wọn la máa ń péjọ nínú ìpàdé yìí láti mọ àwọn nǹkan tó ń lọ àti bá ṣe máa ṣe àwọn nǹkan tó kù tó wà níwájú wa ní sí tẹ́ni tẹ́lẹ̀. Ìpàdé ìgbà gbogbo nígbà mí ò máa ń mú ìrẹ̀wẹ̀sì ba iṣẹ́, nítorí wípé á wá dì le mọ́ le mọ́. Ṣùgbọ́n tó bá ní ọ̀la wa ní ìpàdé o, àwọn èèyàn tí bá mọ̀ pé à kí la fẹ́ sọ o, wọ́n á ti máa múra sílẹ̀, wọ́n á ti máa múra sílẹ̀, wọ́n á ti máa múra sílẹ̀ fún irú ìpàdé bẹ́ẹ̀ yẹn. Táa lọ ní ọ̀rọ̀ kan táa ló ń fẹ́ sọ, ó ní ọ̀rọ̀ kan, ó bí ó ní èè ìwádìí kan táa ń fẹ́ wádìí ààbọ̀ ó ní wọ́n ti ṣe ìwádìí kan, wọ́n fi ha fún wa lé ṣe ìwádìí yẹn. Àwọn náà máa máa tara mọ́ṣẹ́ láti láti ṣe gbogbo nǹkan to yẹ̀ kan ṣe kí wọ́n lè wá fún wa lé ṣe ìwádìí yẹn nínú ìpàdé bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ igbà dẹ là ma ń ṣe ìpàdé láàárín àwọn olùkọ́. Irú ìpàdé yìí a máa ń ṣe ní ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ láti máa ran ra wa létí pé lágbájá o iṣẹ́ báyìí ló ṣe o, ibo lo bá ṣe yí dé? Báwo lo ṣe ibi tó bá ṣe èyí dé? Àwọn nǹkan wo lo mú lọ? Àwọn nǹkan wo lo ṣe? Àwọn nǹkan wo ló ló papọ̀ tó fi tó fi dé ibi tó dé yi lórí ọ̀rọ̀ iṣẹ́ tó n ṣe yìí. Ẹ irú òṣìṣẹ́ bẹ́ẹ̀ yẹn á wá ṣàlàyé fún wa ní tónítóní àwọn nǹkan tóun ti ṣe, àwọn nǹkan tóun ní lọ́wọ́ láti ṣe, àwọn nǹkan tóun ṣètò láti ṣe lọ́wọ́ a ṣàlàyé fún wa. A lè sọ fún wa bó ṣe fẹ́ ṣe àwọn nǹkan báyìí àti ibi tó máa já sí. Nítorí náà ìpàdé ó lóríṣìíríṣìí, ó dẹ ni oríṣìíríṣìí ìgbà tí a máa ṣe wọ́n.

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? A máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. Oríṣiríṣi lẹ́tà lọ wà. Ìgbà mì tí àwọn òṣìṣẹ́ bá ṣe àṣemáṣe bo yá wọn lu òfin ilé iṣẹ́, a dè fẹ́ kan fiṣẹ́lẹ̀, à á kọ lẹ́tà ìdádúró tí àwọn eléebo ń pè ní sack letter a fún wọn. Ìgbà míì kẹ́ẹ̀ tí èèyàn bá ṣe àṣemáṣe, tí àṣemáṣe yẹn ó ní àtúnṣe tí èèyàn lè ṣe ṣi, a lè fún ní lẹ́tà ìdádúró fúngbà díẹ̀ tí àwọn òyìnbó ń pè ní suspension letter kó lọ túnwà ara ẹ̀ ṣe kó tó padà wá. Tí àwọn akẹ́kọ̀ọ́ bá dẹ̀ fẹ́ jáde a máa ń fún wọn ní lẹ́tà. Bóyá a fẹ́ lọ kó wọn lọ wo ibi kan, a fẹ́ lọ ṣe nǹkan tí àwọn eebo ń pè ní excursion, a máa ń kọ lẹ́tà. A máa ránṣẹ́ sí àwọn ìru ilé iṣẹ́ bẹ́yẹn pé ẹ̀yin ilé iṣẹ́ tó wà yìí o, a fẹ́ kó àwọn ọmọ wa wá láti wá wo ilé iṣẹ́ yín, láti wá ṣe àbẹ̀wò sí ilé iṣẹ́ yín. Àwọn nǹkan báyìí ńǹkan báyìí ni nǹkan tí àwa ń ṣe. A lè fẹ́ kí wọ́n wá rí bi ẹ̀ ṣe n iṣẹ́ ti yín, kí a lè lo àwọn nǹkan ribiribi tí ẹ̀ ń lò kí a lè máa mọ̀ bi àwa gan se le máa lò ó láti lè máa rí àwọn iṣẹ́ ribiribi tí ẹ̀ ń ṣe láti máa ma rí irú àwọn àmì bẹ́yẹn lọ́dọ̀ tiwa náà. A sì máa ń kọ lẹ́tà sí àwọn ìjọba. Bóyá a fẹ́ sanwó orí, bóyá a fẹ́ ṣe àwọn nǹkan kan, bóyá wọ́n bí wa lọ́rọ kan, boya won ní ká ṣe ká sọ ṣe ṣe àlàyé àwọn nǹkan kan a máa ń kọ lẹ́tà sí wọn. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà la máa ń kọ lẹ́tà sí àwọn ènìyàn. Ó lè tún ṣe é ṣe fún àwọn òbí náà. A máa ń kọ lẹ́tà fún àwọn òbí. Lẹ́tà nípa bí ọmọ wọn ṣe ń ṣiṣẹ́ lọ, bí ọmọ wọn ṣe ń gbòòrò, bí ọmọ wọn ṣe ń kára màsíkí mọ́ ìwé wọn, a máa ń kọ lẹ́tà sí àwọn òbí náà. A lè máa ń kọ lẹ́tà sí àwọn, àwọn ilé ìwé mii. Tó bá jẹ́ pé a fẹ́ ṣe irú a fẹ́ ṣe eré ìdárayá, a fẹ́ ṣe eré ìdárayá tó ń pè ní sports a fẹ́ ṣe, a lè fẹ́ kí àwọn ilé ìwé mi kan wá darapọ̀ mọ́ wa ká lọ ṣe, kan wá, kan wá gẹ́gẹ́ bí àwọn tí a fiwé pé, kan wá darapọ̀ mọ́ wa, a máa ń kọ lẹ́tà sí wọn náà. Oríṣiríṣi lẹ́tà la máa ń kọ.

Omi tó máa ń mu lójoojúmọ́ pọ̀ tó. Mo ní ìdájú pé arákùnrin àbi árábìnrin tó ń bèèrè ìbèèrè yìí ó fẹ́ bèrí mi pé ǹjẹ́ mo máa ń mu omi tó lọ́jọ́ lójoojúmọ́? Ṣé omi tí mo ń mu ṣó ma ń tó oye tó ẹ ki n mu lójoojúmọ́? Ǹkan tí mo lérò pé ìbẹ́rẹ́ yìí ń bèèrè ni yẹn. Tó bá dẹ̀ wá rí bẹ́ẹ̀, ó ní eye fèrèsé, ẹ ó ní iye ẹ̀ nkan tà wọn oloyinbò ń pè ní kọ́ọ̀pù, tí eyan omi tí èèyàn gbọdọ mu ní ojúmọ́. Ó kéré ju òyẹ kí n lè mu bíi mẹ́f- bíi mẹ́jọ, nítorí bara mi ṣe rí òyẹ kí n lè mu bíi mẹ́jọ. Mo máa ń mu omi lójoojúmọ́, mo dẹ̀ máa ń farabalẹ̀ mu omi yìí, nítorí wípé ó ní àǹfààní tí omi ń ṣe lara. Bí ẹ̀yàn ò bá mu omi, bí ẹ̀yàn ò bá ti ẹ, bí ẹ̀yàn ò bá jẹun, tó bá mu omi, ó kàn lè máa ru ni, ṣùgbọ́n a wà láàyè. Ṣùgbọ́n tí ẹ̀yàn ò bá mu omi, bó bá ti ẹ̀ ń jẹun, jẹun tí ò mú omi, àìlera máa wà lára irù ẹni bẹ́ẹ̀ yẹn. Nítorí pé omi ó ṣe pàtàkì fún ẹ̀jẹ̀ láti máa, láti máa lọ sókè lọ sí sálẹ̀ láyé ní ara ẹ̀dá. Omi yìí oun la máa ń mu tí ó máa ń jẹ́ kí oúnjẹ tí a bá jẹ kó rọ̀ gbogbo ara ibi tí ǹkan bá há sí. Tí a bá ti mu omi yìí, a máa ṣàn wọn dànù, a máa mú wọn kúrò n bẹ́ẹ̀. Ibi tó bá le lára wa, tó bá le nínú, bóyá oúnjẹ yẹn le ni o, bóyá ǹkan kan ni o, tí a bá ti mu omi, á dẹ̀ ẹ́, á jẹ́ kí ìdẹ̀ra bá yàn. Ẹ̀èyàn a lè lọ sí ilé ìgbẹ́ lásìkò bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Tí ẹ̀yàn ò bá ti mu omi, ìgbẹ́ máa le, ìgbẹ́ máa le àti yà gan á dì iníra fún ẹni tó fẹ́, tó wà ní ilé ìgbẹ́ yìí. Nítorí náà omi tí mo máa ń mu lójoojúmọ́ ó máa ń pọ̀. Ṣùgbọ́n àwọn àsìkò kan wà tí ń bá, tí ń bá ní ìsẹ́ra ẹni, tí ń bá ní ìsẹ́ra ẹni tí mi kì í lè mu omi bó ti tọ́ àti bó ti yẹ. Ṣùgbọ́n ní kété tí ń bá ti parí ìsẹ́ra ẹni yìí, mo tún bẹ̀rẹ̀ sí ní mu omi nìyẹn. Tí omi, tí èyàn ò bá mu omi tó lára, tí èyán bá mu omi tó, àwọn àìsàn kan wà tí ó lè máa ṣẹlẹ̀, tó lè máa yọjú nínú ara olúwa rẹ̀. Omi ó ṣe pàtàkì ní ayé olúkalúkù wa. Tí èyàn bá jẹ́ gbára, tí ń bá ji gbára, kí n tó dìde ati dìde báyìí, má kọ́kọ́ mu omi bí kọ́ọ̀pù méjì láti fi fọ gbogbo ara, láti fi fọ gbogbo ara. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà réè kí n tó sùn lálẹ́ gan, màá ṣi mú omi díẹ̀ kí n tó sùn. Nítorí wípé wọ́n ní tí èyàn bá sùn láì maa mu omi pé lóru, ara lè gbẹ, ó dẹ̀ lè fa àìsàn, àìsàn tí ò dáa sára olúwa rẹ̀. Nítorí náà omi ṣe pàtàkì ní ara olúkalúkù wa.

Ṣé o máa ń gbọ́ podcast? Mi kì í sábà gbọ́ podcast torí kò sí àǹfààní fún mi láti máa gbọ́ podcast. Nítò tọ́, ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dà ló máa ń ní àǹfààní àti gbọ́ podcast ṣùgbọ́n èmi ò ní àǹfààní.

Báwo ni o ṣe máa ń rí lílo àkókò nígbà tí o bá wà nínú ìlà? Báwo ni o ṣe máa ń rí lílo àkókò nígbà tí o bá wà nínú ìlà? Mi mọ irú ìlà tí arákùnrin àbi arábìnrin ń bí mi. Báwo ni mo ṣe máa ń lo àkókò? Bóyá ní àfiyè, kí a pẹrẹ, tí wọn bá lọ sí ilé ìkówopamọ́, tí à ń pè ní, tí àwọn olóyèbo ń pè ní báǹkì. Tí yan bá rí pé ọ̀pọ̀lọpọ̀ ló wà ńbẹ. Tọwa ní ká tó, ká tó. Àsìkò bẹ́ẹ̀ yẹn, irú títọ́ bẹ́ẹ̀ yẹn wọ́n ń pè ní ìlà. Ká wà lórí ìlà. Bóyá irú nǹkan bẹ́ẹ̀ yẹn ni ẹni tó kọ ìbéèrè yìí ń béèrè. Ká ní bẹ́ẹ̀ ni, nígbà tí mo bá wà lórí ìlà, tí mo dẹ̀ ní fóònù mi dání, mo máa ṣí fóònù mi. Màá lọ sórí Íńtánẹ́ẹ̀tì, màá máa wo, màá máa gbọ́ àwọn ọ̀rọ̀ oríṣìíríṣìí nípa àwọn ìlú òkèèrè àti àwọn ìlú tí wà nílẹ̀ Nàìjíríà tó ń pè ní News. Nǹkan tó ń ṣẹlẹ̀ ní, ní òkè òkun, nǹkan tó ń ṣẹlẹ̀ ní gúúsù, nǹkan tó ń ṣẹlẹ̀ láwàárí, nǹkan tó ń ṣẹlẹ̀ ní gbogbo ọ̀nà. Ní pàtàkì, nígbà tí àwọn nǹkan tí à ń pè ní àwọn, àwọn Boko Haram, àwọn kan, àwọn oníjàdùku, àwọn apani, àwọn agbẹ́lẹ̀pa. Nígbà tí wọ́n bá lọ ń ṣe aṣemáṣe ní àwọn, àwọn, ẹ́, ìletò, àwọn ìletò tó wà ní, ẹ́, ọwọ́ àríwá, ọwọ́ gúúsù tí à ń-- ọwọ́ Area North. Tí wọ́n bá lọ ń ṣe aṣemáṣe ńbẹ, tí wọ́n bá wá sọ ìtàn wọn, ọ̀wọ́n sọ àṣírí wọn, ọ̀wọ́n sọ pé wọ́n ti mú lágbájá ńbẹ, wọ́n ti mú tẹ̀mọ́jáde, wọ́n ti mú olórí wọn, ọ̀wọ́n ti pa ọ́, bóyá wọ́n dẹ̀ ti, wọ́n ti pa olórí wọn àbọ́ tí ṣe léṣe. Àwọn irú ìtàn bẹ́ẹ̀ yẹn, ó máa ń wà lórí nǹkan tí à ń pè ní, ẹ́, tó máa ń wà ní online, ní orí òfurufú. Ó máa ń wà ńbẹ. Àní, ní pàtàkì lórí YouTube. YouTube jẹ́ channel tí ó máa ń gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀, àwọn ìtàn, àwọn ìṣe àwọn ènìyàn ní gbogbogbò. Bóyá ní Nàìjíríà wa yìí ni o, àbí nílùú, nílùú ọba o, àbí nílùú àwọn, àwọn Mùsùlùmí, àwọn Áràbù àbí ní gbogbo ní Jerúsálẹ́mù. Ọ̀pọ̀lọpọ̀, ẹ́, ọ̀pọ̀lọpọ̀ ìtàn, ọ̀pọ̀lọpọ̀ ìṣe àti ìṣe àwọn ìlú mìíràn ni ó máa ń wà lórí YouTube. So níwá ká tí mo bá wà nínú ìlà yìí, màá mú, màá lo àsìkò yẹn láti fi kọ́ra mi lẹ́kọ̀ọ́, láti fi kọ́ra mi lẹ́kọ̀ọ́, láti fi jẹ́ kí ìmọ̀ mi kó tu gbòòrò si. Màá máa mú àwọn, àwọn ìtàn yẹn lẹ́sẹ́lẹ́sẹ̀, màá dẹ̀ máa tẹ̀lé wọn. Ní àwọn ọgbà mi, àwọn eré kéékèèké kan máa ń wà lórí Íńtánẹ́ẹ̀tì, lórí YouTube. Àwọn eré bí i ìṣẹ́jú méjì, ìṣẹ́jú mẹ́ta, ìṣẹ́jú márùn-ún tí wọ́n dẹ̀ kọ́ni lọ́gbọ́n. Irú àwọn eré bẹ́ẹ̀, irú àwọn eré bẹ́ẹ̀ mo dẹ̀ máa ń tún lo àfààní láti fi wo àwọn eré bẹ́ẹ̀ yẹn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn eré yìí, àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sí àwọn kan ni wọ́n máa ń lò fi ṣe, ẹ́, eré tí wọ́n á gbe sórí orí online tàbí orí YouTube pé àwọn tó bá ráyè, àwọn tó bá dé bẹ́ẹ̀ kọ́ orin gbọ́. Nígbà mìíràn ẹ̀wẹ́, àwọn nǹkan tí ó bá ṣẹlẹ̀ tó jẹ́ àṣírí ìjọba, tó jẹ́ àṣírí ìjọba, wọ́n tún máa ń fọgbọ́n mu wá sí orí YouTube yìí pé ẹni tí ó bá dẹ̀ láǹfààní àti gbọ́, a, a gbọ́, a lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ládùúgbò rẹ̀. Kò da kí èèyàn kó wà nínú ibi kan nílùú kan kó má mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lá, láyìíká rẹ̀. Nítorí náà, ní àsìkò tí mo bá wà nínú ìlà, nínú ìlà, mo máa ń lo àwọn àsìkò yìí láti fi máa gbọ́ oríṣìíríṣìí àwọn ìtàn yìí.

Ṣé o ti rìn àjò lọ sí ìlú mìíràn rí? Bẹ́ẹ̀ni, mo ti rìnrìn àjò lọ sí ọ̀pọ̀lọpọ̀ ìlú, ní àfiwé ninú Nàìjíríà wa yìí. Mo ti lọ sí ìlú Ìbàdàn, mo lọ sí ìlú Èkìtì, mo ti lọ sí Òǹdó rí, mo ti lọ sí Ọ̀ṣun rí, mo ti lọ sí Àbújá rí, mo ti lọ sí àwọn ìlú òkèrè bí i àwọn ìlú Igbo, mo ti lọ síbẹ̀ rí. Ọ̀pọ̀lọ, mo ti lọ sí ọ̀pọ̀lọpọ̀ ìlú mo ti rìn lọ ní ilẹ̀ wa ilẹ̀ Nàìjíríà. Ta bá wá tú wá wò ní àwọn ìlú tí wọn kò ti ọ̀ si ní Nàìjíríà bí i àwọn ìlú UK, àwọn Canada, àwọn Amẹ́ríkà, àwọn South Africa, àwọn Dubai, gbogbo bẹ̀ ni mo ti lọ. Mo ti lọ sí gbogbo bẹ̀ yẹn. Mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn àti máa rìnrìn àjò. Mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn àti máa, máa mọ àwọn ìṣe àti àṣà àwọn ìlú mìíràn tó yàtọ̀ sí ti ilẹ̀ wa. Bó ti lè jẹ́ wípé kò pọn dandan kí n máa lo ìṣe àti àṣà wọn pé kí n máa fi lò, kò pọn dandan. Ṣùgbọ́n pé kí n tí ẹ̀ mọ̀ nípa ẹ̀ yẹn ni ló ṣe koko fún mi. Pé kí n ní ìmọ̀ yẹn pé ní ìlú báì báì báì, ìṣe wọn rè, àṣà wọn rè. Nítorí ọjọ́ ọ̀la tóbi a mọ ibi tí èèyàn lè rìn de tí èèyàn máa nílò àwọn irú àwọn ìmọ̀ yẹn. Kò dẹ̀ sí ìmọ̀ tí èèyàn ní láyé yìí tí ó, tí kò wúlò. Ìmọ̀ ta bá ní nípa nǹkan kékeré ta fi ta rọ̀ pé bóyá nǹkan kékeré ni kí nìyí, ta jẹ̀ ní ìmọ̀ yẹn lọ́wọ́. A má wá máa rì lo lọ́jọ́ iwájú. A máa máa rì lọ́jọ́ iwájú. Kò sí ìmọ̀ kan tí èèyàn ní tí ó, tí kò láǹfààní. Gbogbo ìmọ̀ lò láǹfààní.

Ṣé o máa ń gbé àpò ẹ̀yìn? Ǹkan tí mo le rò pé arákùnrin abi arabinrin mi tó ń bèèrè ibèèrè yìí bèèrè lọ́wọ́ mi ni pé ṣe mo máa ń gbé àpò sẹ̀yìn iyẹn tí àwọn olóyinbo ń pè ní a back, eh, pack? Ìyẹn dabí àpò tí wọ́n fi máa ń kó ẹ̀yìn. Wọ́n á gbe sí apá méjèèjì wọ́n á fi kó ẹ̀yìn. Gbogbo àpò tí mo ní kò sí èyí tí mo lè fi kó ẹ̀yìn nínú wọn. Nítorí náà mi kì í sábà gbé àpò ẹ̀yìn. Àwọn ọmọ tó ń lọ sí ilé ìwé, ilé ìwé girama, ilé ìwé gíga, ilé ìwé yunifásítì, ilé ìwé akọ́bẹ́rẹ́, àwọn ọmọ, àwọn ọmọ rú àwọn ọmọ báyìí náà máa ń sábà lo àpò ẹ̀yìn. Àpò ẹ̀yìn ó jẹ́ ǹkan tó rọrùn láti gbé, ṣùgbọ́n tó bá ti wúwo jù, bóyá wọ́n kó ìwé tó pọ̀ si àbọ́ kó àwọn, àwọn èròjà wọn tó pọ̀ tó wá pọ̀ si, ó máa ń fún eeyan ni wáhálà lẹ́yìn tí ènìyàn bá gbé àpò ẹ̀yìn bẹ́yẹn. Kí ènìyàn bá máa gbé àpò ẹ̀yìn kó, kó, kó, kó rí i dájú wípé àwọn ǹkan tó kó síbẹ̀ kì í ṣe ǹkan tí ó lè pani lára.

Ṣé o máa ń fi ìpara sára? Sé o máa ń fi ìpara sára? Mo máa ń fi ìpara sára ní pàtàkì nígbà ọyẹ́. Ọyẹ́ ni àwọn Èbò ń pè ní harmattan. Mo máa ń fi ìpara sára nítorí wípé tí èeyàn obá para, tí eeyan bá fi ìpara sára, ara olúwẹ́ máa funfun. A máa funfun. Bí èeyàn bá ń lọ ibìkan, gbogbo ẹsẹ̀ á funfun, gbogbo owo á funfun. Elé ó lè ṣe é kó bójú mu rárára. Nítorí náà lẹ́yìn tí n bá wẹ̀ tán, màá fi ìpara pa gbogbo ẹsẹ̀ mi, pa ọwọ́ mi, pa itan. Nítorí wípé mi fẹ́ kí gbogbo ẹ máa gbẹ kó máa funfun. Á dàbẹ̀ ni pé olúwẹ̀ ó tọ́jú ara dáadáa. Ìpara jẹ́ oríṣìíríṣìí ìpara ló wà. Àní tí ọ́n ń pè ní vasiline. Vaseline tí a n dẹ́ ń sọ yìí ó ní oríṣi méjì ló wà. Ìkan wà tó ń fi, tó ń fi àwọn nǹkan sí, àwọn nǹkan tó máa ń ní òórùn dídùn tó ń fi sí. Àwọn kan dẹ́wàá tó ń fi òórùn dídun sí. Èyí tí ó fi, tí wọ́n fi òórùn dídun sì inú ẹ̀ yìí, ó máa ń ta sánsán sí lára tí ènìyàn bá ti rìn kákìrì. Ṣùgbọ́n èyí kan wà tó ń fi nǹkan didun sí inú ẹ̀. Ìyẹn náà da ṣùgbọ́n kò ní òórùn gidi, kò ní òórùn tó ń pè ní scent or perfume kò ní.

Orin wo ni o fẹ́ràn jù? Ọ̀pọ̀lọpọ̀ orin ló wà tí èèyàn máa ń gbọ́, tí èèyàn máa ń kọ. Ṣùgbọ́n orin tí mo fẹ́ràn jù ni orin ìyìn, orin tó máa ń yin títóbi Ọlọ́run, orin tó ń gbé Ọlọ́run ga, orin tó ń sọ gbogbo àwọn iṣẹ́ ribiribi tí Ọlọ́run máa ń ṣe, orin tí ó máa ń fún èèyàn ní àsìkò láti yin Ọlọ́run, láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, láti gbé orúkọ Ọlọ́run ga. Àwọn orin ìyìn, orin ìdúpẹ́, orin ìgbéga, orin ayọ̀, orin àlàáfíà, irú àwọn orin báyìí ni mo máa ń fẹ́ràn láti máa kọ. Orin jẹ́ nǹkan tí ó máa ń gbé ni lọ́kàn sọ́kè, tó máa ń, tó máa ń run ni lọ́kàn sọ́kè, tó máa fún èèyàn ní ìsinmi, tó máa fún èèyàn ní, ẹ́, ní àsìkò láti fi túbà, túṣẹ, tu Ọlọ́run nínú. Bo tilẹ̀ jẹ́ wípé èèyàn ti ṣẹ Ọlọ́run. Tí èèyàn bá ń kọ àwọn orin yìí, orin ìbẹ̀bẹ̀ fún ìdáríjì, tí èèyàn bá ń kọ wọ́n, ó máa ń láǹfààní àti tún ọ̀nà iru rẹ̀ ṣe níwájú Ọlọ́run.

Ṣé o máa ń ka ìwé? Ọ̀kàwé ní mí. Mo máa ń ka ìwé. Ọ̀pọ̀lọpọ̀ ìwé ní mó kà. Ọ̀pọ̀lọpọ̀ ìwé ní mó ti ń ka. Oríṣiríṣi ìwé ló wà. Àwọn kàn wà tò jẹ́ pé ìwé tí èèyàn fi máa ṣe àbẹ̀wò nílé ìwé. Àwọn ìwé yẹn wà. Àwọn ìwé kan wà. Àwọn ìwé ìtàn, àwọn ìwé ìtàn àdáyébá, àwọn kan wà. Àwọn ìwé kan wà. Àwọn ìwé tó ń sọ fún wa nípa àwọn ìlú mi. Wọ́n pe àwọn ìwé, ìwé mi wọ́n pè ní adventure. Ìwé tó jẹ́ pé a sọ bí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣẹ̀ máa ń lọ sí ìgbèríko, lọ sí ìlú mi, lọ ṣe ìwádìí ńbẹ, lọ ṣeré, lọ wo nǹkan tó wà ńbẹ. Wọ́n á ya àwòrán, wọ́n á, wọ́n á, wọ́n á lo, wọ́n á lo oríṣi tí fi ya àwòrán. Oríṣi nǹkan tó bá ní ìlú yẹn, wọn lọ fún adventure ni ẹ́. Àwọn ìwé mi tó wà tí jẹ́ pé ìwé ìdánilẹ́kọ̀ọ́ nípá oúnjẹ sísè. Mo ń ka ọ̀pọ̀lọpọ̀ ìwé yìí. Àwọn ìwé mi tún wà tò jẹ́ ẹ pé wọ́n ń dánilẹ́kọ̀ọ́ láti mọ láti sọ àwọn èdè bí èdè Faransé, èdè Èèbo àti èdè ọ̀pọ̀lọpọ̀ ìlú tí oyí orílè-èdè Nàìjíríà ká. Kíka ìwé ó máa ń fún yàn lóye, ó máa ń fún yàn ní ìmọ̀ tí èèyàn ò ní tẹ́lẹ̀. Tí èèyàn bá ní àsìkò àti máa ka ìwé, ó máa ń mú yàn, ó máa ń mú yàn di bí ọlọ́gbọ́n. Nítorí pé Olúwa ní làákàyí e. Á ní làákàyiè. Á mọ oríṣiríṣi nǹkan. Tọ́ bá ni kó wá sọ̀rọ̀ ní àbájọ ẹgbẹ́, a lè rí ǹkan sọ. Kò dẹ́kọọ́ ní lánú ẹ làsán látí sọ ìsọkúsọ. Àwọn ọ̀rọ̀ tó dá, ọ̀rọ̀ tó lọ́gbọ́n lórí ló máa ma sọ torí pé ó ti ka ìwé, ó ti ka nípa ìtàn yẹn, ó ti ka nípa ìṣẹ̀lẹ̀ yẹn, ó ti ka nípa, ẹ́, ibi tí wọ́n ni kó wá máa sọ̀rọ̀ sí yẹn. Nítorí náà a lè sọ̀rọ̀ bó ti tó àti bó ti yẹ. Ṣé o máa ń ka ìwé? Mo máa ń ka ìwé dáadáa. Mo máa ń ka ìwé dáadáa. Nítorí pé ẹ̀kọ́ tí èèyàn bá gbà, tí èèyàn bá rí gbà lára kíka ìwé, ẹ̀kọ́ yẹn máa ń dúró tì. Nítorí wípé Olúwà è ló ká, ó dẹ́ ti wọ inú ọkàn Olúwa, ó máa wà ńbẹ́ tìpẹ́, ó máa wà ńbẹ́ títí ni. Nítorí náà mo máa ń ka ìwé lọ́pọ̀lọpọ̀

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? Oníbàárà, gẹ́gẹ́ bí iṣẹ́ tí mò ń ṣe, àwọn oníbàárà mi ni àwọn òbí, àwọn alágbàtọ́, àwọn olùkọ́. Àwọn oníbàárà mi ni àwọn yìí. Ìbéèrè wa ni pé báwo ni mo ṣe máa ń bá àwọn oníbàárà yìí sọ̀rọ̀? Ó ní ojú ọ̀rọ̀ tí mo lè bá oníbàárà sọ̀. Ká ní òbí fún àpẹẹrẹ tí mo fẹ́ bá sọ̀rọ̀. Ọ̀rọ̀ tó jẹmọ́ ìgbésí ayé ọmọ rẹ̀ ni màá báa sọ. Pé ká fọwọ́ sọ wọ́pọ̀ ká fi tún ayé ọmọ, ọmọ yìí ṣe ni màá bá wọn sọ. Ṣé ọmọ yìí ń ṣe dáadáa? Ṣé kò ṣe dáadáa? Kí ni ọ̀nà tá ń má-- kí ni ọ̀nà àbáyọ? Àwọn ǹkan bẹ́ẹ̀ yẹn ni mo lè bá oníbàárà mi tó jẹ́ òbí sọ. Ká jẹ́ ẹ ní oníbàárà tó jẹ́ olùkọ́ ni. Olùkọ́ yìí ó jẹ́ bí òṣìṣẹ́. Àwọn ọ̀rọ̀ tí mo lè bá a sọ ó jẹmọ́ pé bí a ṣe lè fọwọ́ sọ wọ́pọ̀ ká fi kọ́ àwọn ọmọ dé yìí ní ọ̀nà ǹkan-- àwọn, àwọn ǹkan tó yẹ ká kọ́ wọn. Dé bíi wípé àwọn náà jẹ́ ọlọ́gbọ́n ibi tiwa, or ọ́ jú wa lọ tàbí jú wa lọ. Irú àwọn ǹkan tí mo lè bá oníbàárà mi sọ ni. Lẹ́yìn àwọn òbí, ká dẹ́ ẹ ní mò ń ta ǹkan ni. Pé mo ní ǹkan tó ń pè ní báyà ṣọ́ọ̀bù àbí ilé ìtajà tí a ti ń ta kọ̀ rẹ. Tí a ti ń ta, bóyá ń ta àwọn ẹ̀ṣọ́, báyà ń ta aṣọ, báyà ń ta àwọn bàtà, àwọn báàgì, bóyá a dẹ̀ ń ta àwọn oúnjẹ ni. Ǹkan tó bá wù kó máa ta, a máa ní oníbàárà. Irú àwọn oníbàárà wọ̀nyí sùúrù ni èyàn fi ń bá wọn lò. A lè máa bá oníbàárà sọ̀rọ̀ pẹ̀lú ohùn líle lójoojúmọ́ ká dẹ̀ rò wípé ó sì máa ma bá wa ra ọjà ta ń ta. Tí oníbàárà wa bá dé, ó yẹ ká mọ̀ wípé ó ní ẹ̀tọ́ àti bèèrè ohun tó bá fẹ́ bèèrè. Ó ní ẹ̀tọ́ àti sọ fún wa ohun tó bá fẹ́ sọ fún wa. Ó ní ẹ̀tọ́ àti bá wa sọ bóyá ọjà wa dá o, bóyá ó ku diẹ ká tọ̀ ọ́, bóyá ó fẹ́ ká fọwọ́ sí ọ, bóyá ó fẹ́ ká yẹ wọ́n kúrò ń bẹ o. Ọ̀pọ̀lọpọ̀ ǹkan báyìí ni oníbàárà lè bá wa sọ. Ó dẹ̀ ní ẹ̀tọ́ rẹ̀ láti bá wa sọ. Nítorí ìdí èyí, ohunkóhun tó bá wù kó bá wa sọ, a ní ẹ̀tọ́ àti bá a já. Bó tẹ́ jẹ kó ní, "à, ọjà yìí kò bójú mu rárá, ọjà yìí ò dá," a máa ní, "ibo lẹ fẹ́ ká tún ṣe ń bẹ?" Tí ó bá ní, "ẹ́ rí, eh, as-- eh, agbègbè báyìí àti gbé báyìí, àti gbé báyìí ni kí ẹ tún ṣe." Ní, ní wéréwéré, a máa lọ tún ṣe tó bá wà lágbára láti tún ṣe. Ṣùgbọ́n ká ní ǹkan tó ń bí wa, tó ń bá wa sọ kì í ṣe kò sí inú agbára láti tún ṣe, a máa ṣàlàyé fún oníbàárà bẹ́ pé irú ǹkan tí ẹ fẹ́ ká ṣe yìí o kò sí inú agbára wa láti ṣe. A máa ṣàlàyé fún lẹ́kùn rẹ́rẹ́ láti mọ̀ pé kì í ṣe wípé a fẹ́ bá a já or á fẹ́ gbọ́rọ̀ sí wọn lẹ́nu. Kì í dẹ́ kí i ṣe gbogbo ǹkan tí oníbàárà bá bá wa sọ òun ló yẹ ká máa, ká máa mú ṣẹ. Ǹ kò kì í ṣe gbogbo, gbogbo ǹkan tí wọ́n bá bá wa sọ ló yẹ ká máa mú ṣẹ. Àwa náà á da ọ̀rọ̀ tó bá bá wa sọ á dá wo. A á wòó sọ̀tún, a á wòó sóṣì. A á ní ṣé kí ni, ṣé ó bá iṣẹ́ wa lọ? Ṣé ó bá ǹkan tí a gbàgbọ́, ṣé ó bá lọ? Tí ó bá ti bá lọ, kò pọn dandan ká ṣe àtúnṣe. Ṣùgbọ́n tí ó bá bá lọ tó dẹ̀ gba múyì bá wa, a máa ṣe àtúnṣe ní, ní wéréwéré. Nítorí àwọn oníbàárà àwọn ló ń jẹ́ kí iṣẹ́ wa kó gbòòrò sí.